Bẹ́ẹ̀ni o, mo máa ń wo àwọn ètò tẹlifísàn nígbà tí mo bá ń fi iná sí fóònù mi tí mo bá ń charge fóònù mi lọ́wọ́. Torí lọ́pọ̀lọpọ̀ ìgbà ibi tí tẹlifísàn mi wà ni mo ti máa ń ṣájì fóònù mi. Nígbà náà mo lè dúró kí fóònù náà kí ó charge dé ibi tí ó lápẹ̀rẹ̀. Tàbí tó bá jẹ́ pé ètò tó ń ṣe lọ́wọ́ jẹ́ ètò tí mo nífẹ̀ẹ́ sí dáradára, mo lè dúró láti wò ó. Tàbí tó bá jẹ́ pé ohun tí mò ń ṣe ó gbà mí láyè láti máa lọ máa bọ̀, mo lè dúró díẹ̀ kí n wo ètò náà dé ibìkan kí n tótó lọ máa ṣe nǹkan tí mò ń ṣe. Ó lójú àwọn ètò tí mo máa ń wò fún àpẹẹrẹ gẹ́gẹ́ bí irú iṣẹ́ tí mò ń ṣe. Mo fẹ́ràn kí n máa wo àwọn ètò tó ní ṣe pẹ̀lú ìròyìn káàkiri àgbáyé bí orílẹ̀èdè kan ṣe ń ṣe pẹ̀lú orílẹ̀èdè mìíràn ní ọ̀rọ̀ ètò àti ìdókòwò tàbí ọ̀rọ̀ tí àwọn ògbóntàgì tàbí àwọn aládarí lágbàyé tí wọ́n sọ. Fún àpẹẹrẹ ọ̀rọ̀ tí ààrẹ orílẹ̀èdè Amẹ́ríkà tó bá sọ, èèyàn Donald Trump àti ọ̀rọ̀ tí gómìnà, ẹ́, báǹkì àpapọ̀ ti orílẹ̀èdè Amẹ́ríkà tó bá sọ ó máa ní ipa lórí irú iṣẹ́ tí mò ń ṣe. Ìgbà mìíràn ọ̀rọ̀ tí ó bá jáde tàbí ìròyìn tó bá jáde láti orílẹ̀èdè China, orílẹ̀èdè Japan, orílẹ̀èdè Faransé àti Jámánì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ó máa ní ipa lórí bí mo ṣe máa ṣe iṣẹ́ ní ọjọ́ náà tàbí ó lè fún mi ní oore ọ̀fẹ́ tàbí àǹfààní láti ṣètò tàbí ìpèsè fún, ẹ́, bí mo ṣe máa ṣe iṣẹ́ mi ní ọjọ́ náà tí mo bá gbọ́ ìròyìn náà tàbí, ẹ́, ju bẹ́ẹ̀ lọ. Nítorí náà àwọn ètò gbóògì tàbí ṣàǹkoṣàǹko tí wọ́n ní ṣe pẹ̀lú iṣẹ́ tí mò ń ṣe ni mo máa ń fẹ́ kí, kí n máa wò. Àbí ìgbà mìíràn ó lè jẹ́ ètò, ẹ́, amúlòdùn láti mú iná mi dùn àti láti gbé ọkàn mi kúrò ní, ẹ́, àwọn, àwọn tí mò ń ṣe tó pé pé mo ti fi àkókò sílẹ̀ fún ju tí mo ní láti nu apanu ẹsẹ̀ mi. Àwọn àkókò yìí ni mo máa ń fẹ́ abí ló jẹ́ ìgbà tí mo máa ń nífẹ̀ẹ́ sí láti wo àwọn ètò tó ń ṣe ní tẹlifísàn.

Ẹn, mo lè sọ pé ó ti rí bẹ́ẹ̀ rí, ṣùgbọ́n lọ́jọ́ náà, ẹ́n, mo tún lo ìṣìnà náà fún àǹfààní láti mọ agbègbè gan tí mo wà tàbí tí mò ń lọ. Mo ti gbọ́ nípa agbègbè yẹn rí, mo fẹ́ lọ ṣe nǹkan ní agbègbè náà nígbà náà. Nígbà tí mo dé bẹ̀, mo wá fẹ́ gbìyànjú láti wọ stiri-sírìtì mìíràn tàbí àdúgbò mìíràn tí mo ti ní lọ́kàn wípé mo fẹ́ mọ̀ bí mo ṣe dé bẹ̀. Mo rí wípé ó dàbí ìgbà tí ọ̀nà bá dàrú mọ́ mi lójú, mo bá n tó ọ̀nà náà lọ, mò ń tọ̀ ọ́ lọ nítorí pé mo ní ìmọ̀lára tàbí mo ní òye wípé ó ṣe é ṣe kí ọ̀nà yìí kó já sí àdúgbò mìíràn tí mo ti mọ̀ tẹ́lẹ̀ rí. Téyìí bá dẹ̀ jẹ́ bẹ́ẹ̀, ó máa jẹ́ áseyọrí ńlá fún mi nítorí pé mo ò jẹ́ ẹnìkan tí kì í fi bẹ́ẹ̀ jáde. Ìgbà kọ̀ọkan mo máa ń jáde, ìgbà kọ̀ọkan tí mo bá dẹ̀ jáde yìí, mo máa ń fẹ́ rin ìrìn kó. Gùn díẹ̀ kí atẹ́gùn ìgboro kó le fẹ sí mi bí a ṣe ń sọ àti wípé kí n tún lè mọ̀, ẹ́, àwọn ibi tí mi ò mọ̀ rí. Ìyẹn tó bá jẹ́ pé mò ń lọ sí àdúgbò tí mo ti dé rí ṣùgbọ́n tó ní àwọn àdúgbò mìíràn sínú tàbí tó já sí àwọn àdúgbò tí mi ò mọ̀. Bí mo ṣe dé àdúgbò yìí, mo fẹ́ lọ ra nǹkan níbẹ̀ ni. Bí mo bá ṣe, bí mo ṣe ń tẹ̀síwájú láti lọ sí, láti gba àdúgbò tí mi ò mọ̀ yìí, ní òye wípé, ẹ́, mo máa já sí àdúgbò tí mo mọ̀. Mo rin sísàlẹ̀ díẹ̀, ó yá, mo ní láti padà sí ẹ̀gbẹ́. Ìgbà tí mo dé ẹ̀gbẹ́ mo rí pé, ẹ́, ọ̀nà náà kò fẹ́ jọ èyí tí mo mọ̀. Mo sá à rin lọ díẹ̀ sí ìsàlẹ̀. Ìgbà tó wá yá ni mo wá ní àǹfààní láti já sí àdúgbò tí mo mọ̀. Láti ọjọ́ náà, ó jẹ́ ìwúrí fún mi wípé, ẹ́, ìgbà kan kan mo lè máa lọ-- mo lè máa jáde láti lọ sí, ẹ́, láti tọ ipasẹ̀ àdúgbò tí mo mọ̀, láti já sí àdúgbò tí, ẹ́, tí mo mọ̀. Ṣùgbọ́n gbogbo ìgbà kọ́ mo ń ṣe èyí, mo dẹ̀ mọ wípé kì í ṣe ohun tí ènìyàn ní láti máa ṣe ní gbogbo ìgbà. Àyàfi tó bá jẹ́ pé ènìyàn mọ̀ agbègbè náà dájúdájú àti wípé kì í ṣe agbègbè tí àwọn àdúgbò tí ènìyàn ò mọ̀ tí wọn pọ̀ sí jù, kí ènìyàn máa ba ṣìnà pẹ́. Láìpẹ́ náà mo tún rin ìrìnàjò kan náà. Mo lọ sí àdúgbò láti lọ kí àwọn ará ìlé mi bí mo ṣe dé bẹ̀. Mo fẹ́ lọ àkókò náà láti mọ̀ bẹ̀ dáradára. Nítorí náà mi ò kọ́kọ́ gbé, ẹ́, mọ́tò tàbí ọ̀kadà. Mo fi ẹsẹ̀ rìn torí pé lọ́jọ́ tí a kọ́kọ́ lọ mọ́tò ló gbé mi, ṣùgbọ́n mi ò sojú dá bẹ̀ dáradára. Mo wá ní láti fẹ sẹ́ rin dé bẹ̀. Mo ní lọ́kàn wípé tí mo bá ti ń padà bọ̀ sílé, mo máa gbé ọ̀kadà tàbí mọ́tò. Lọ́jọ́ náà mo fẹsẹ́ rin-ín nígbà tí mo dé agbede méjì kan, mo rí pé ọ̀nà ibẹ̀ fẹ́ dàrú mọ́ mi lójú. Mo wá pé àwọn tí, ẹ́, tí mo fẹ́ lọ bá nígbà náà wọn ò sí nítòsí láti gbé ìpè mi. Mo wá ní láti béèrè lọ́wọ́ ẹni kan, à, ìkan lára àwọn aládùúgbò níbẹ̀ pé ẹ jọ̀wọ́ ibi báyìí ni mò ń lọ, ibo ni, ibo ni àdúgbò tó tún já síbẹ̀? Bí wọ́n ṣe júwe fún mi, ó wá ìjúwe tó ń júwe, ó wá jẹ́ ibi gan-an, ọ̀nà gan tí mo ní lọ́kàn láti gbà. Láti ọjọ́ náà ni mo ti dá ọ̀nà ibẹ̀ mọ̀ dáradára. Ìyẹn ni pé báyìí mo mọ bí, mo lè sọ bí àdúgbò méjì ní apa ibẹ̀ yẹn tí ó dẹ̀ jẹ́ wípé ó jẹ́ àdúgbò tí mi ò dé rí, ṣùgbọ́n nípa wípé mo rin ìrìn náà, mo mọ̀, mọ, mọ, ọjọ́ tí mo kọ́ lọ mọ dá bẹ̀ mọ̀ kékeré. Ṣùgbọ́n ní ìgbà tí mo wá padà lọ fún ara mi tí mo f'ẹsẹ́ rin lọ bẹ̀, ó wá fún mi ní ìdánilójú pé báyìí mo ti mọ bẹ̀. Mo dẹ̀ lè padà lọ tàbí kí n mú ẹlòmíràn lọ àdúgbò náà láìsí pé ẹnìkan nínú wá ń ṣìnà rárá.

Mi ò, mi ò lè sọ pé ìgbà báyìí, ìgbà mélòó báyìí ni mo máa ń ṣe àyẹ̀wò ímélì mi. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ó bá ṣe pàtàkì pé mo ní láti ṣe àyẹ̀wò ímélì mi, tàbí tí ó bá jẹ́ pé mò ń retí ímélì pàtàkì, mo lè máa ṣàyẹ̀wò ímélì mi ní mẹ́sàn-án mẹ́wàá títí tí màá fi rí èsì tàbí tí ímélì tí mò ń retí tàbí àtẹ̀jíṣẹ́ tí mò ń rántí, tí mò ń retí tàbí lẹ́tà tí mò ń retí tí yóò fi dé. Ìgbà mìíràn dè níyìí, tó bá jẹ́ pé, mo, tó bá jẹ́ pé àwọn ímélì tí ó máa wọlé, mo lè má, mo lè má, máa retí àwọn ímélì pàtàkì, ṣùgbọ́n a lè sọ ìgbà tí ímélì pàtàkì kan yóò dé. Papa ìgbà tí mo ṣì ń, tí mo ṣì ń ṣiṣẹ́ tó ní ṣe pẹ̀lú àwọn oníbàárà, mo lè rí, mo lè máa retí kí ímélì wọlé látọ̀dọ̀ àwọn oníbàárà tuntun tàbí àwọn tó fẹ́ di oníbàárà tí wọ́n fẹ́ bèrè ní ẹ̀kúnrẹ́rẹ́ tàbí tí wọ́n fẹ́ ní ìmọ̀ ẹ̀kúnrẹ́rẹ́ nípa iṣẹ́ tí mò ń ṣe àbí ohun tí mò ń tà tí wọ́n fẹ́ jẹ àǹfààní rẹ̀. Nígbà náà, mo lè máa yẹ ímélì mi wò ní mẹ́sàn-án mẹ́wàá. Nítorí náà, ó ní ṣe pẹ̀lú tí ímélì, tí mo bá retí ímélì tó ṣe pàtàkì tàbí ìgbà tí iṣẹ́ mi tó jẹmọ́, gbígba àwọn oníbàárà tuntun tí wọ́n lè fẹ́ máa kàn sí mi fún ẹ̀kúnrẹ́rẹ́, àlàyé nípa ohun tí mò ń ṣe tàbí àwọn tí wọ́n, tí wọ́n ra, iṣẹ́ mi tàbí tí, tí wọ́n ra ọjà tí mo fi sí orí ẹ̀rọ kayélujára. Àwọn èrèdé wọ̀nyí ló lè fà kí, kí máa wo ímélì mi ní lẹ́mọ́lẹ́mọ́

Àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ mi, àkọ́kọ́ òun ni fóònù àgbéká mi torí fóònù mi ni, ni mò ń lò láti ṣe iṣẹ́ tí mò ń ṣe. Èkejì, òun ni ẹ̀, ẹ̀rọ afáná sára fóònù tí mò lè pè ní power bank tàbí ẹ̀rọ afi-ìná pamọ́, power bank èkejì ni rẹ. Ẹ̀, ìkẹta ni mò lè sọ pé charger tí mò ń lò bẹ́ẹ̀ ni láti fa iná sára fóònù mi láti ara iná ìjọba tàbí láti ara power bank. Àwọn ohun èlò tó ṣe pàtàkì jù nìyí tí mò ń lò ní ìbí iṣẹ́ mi. Láìsí wọn a, àti ṣí iṣẹ́ mi yóò fẹ́ rí bákan. Ṣùgbọ́n ìgbàkígbà tí gbogbo wọn bá ṣiṣẹ́ dáradára tàbí tó máa wà ní tòsí, ẹ̀, mo máa ń, ó máa ń jẹ́, ẹ́, ìwúrí fún mi. Ohun tí mò ní láti gbàgbé, ohun èlò pàtàkì mìíràn tí mò ní láti gbàgbé òun ni iná mọ̀nàmọ́ná. Ó ṣe pàtàkì gan-an fún mi ní gbogbo ìgbà pé kí iná máa wà. Torí pé láìsí èyí kò sí bí mo ṣe fẹ́ ṣe iṣẹ́ tí mò ń ṣe.

Mi ò lè sọ pé mo fẹ́ràn kí n máa jiyàn, ṣùgbọ́n mo fẹ́ràn àlàyé tó ń yẹ ni yékéyéké. Fún àpẹẹrẹ, tí ẹni kan bá wà tí ó bá gbó mi yee bo ya lohun tí mo sọ, tí ẹni náà wá tí, ẹ, òye tó ní nípa ohun tí mo sọ tí ó yàtọ̀ sí ìgbékalẹ̀ mi, mo máa ń fẹ́ kí asọgun kó wà, kí irú ẹni náà kó lè ní òye kíkún nípa ohun tí mo sọ àti ohun tí mo sọ túmọ̀ sí. Ìgbà, ìgbà náà ìjiyàn lè wáyé ṣùgbọ́n kì í ṣe pé mo, kì í ṣe pé ìjiyàn wáyé torí pé mo fẹ́ jiyàn. Ṣùgbọ́n ó máa ń wù mí kí asọyé wà àti wípé kí ohun tí mo bá sọ, ìdààmú tí mo bá ṣe kí ẹni tí, tí mo ṣe fún tàbí tí mo ṣe sí, kí ó ní òye kíkún tàbí òye tí ó tọ́ nípa ohun tí mo ṣe tàbí ohun tí mo sọ. Tí ó bá sí èyí tí ẹni náà bá, bá tí ìwùwà èèyàn sí mi tàbí ẹni tó wù wà sí ohun tí mo ṣe tàbí ohun tí mo sọ, tí mo bá rí pé ó lòdì sí ìpinnu tàbí ìrìdí tí mo fi ṣe ohun tí mo ṣe, torí ìgbà náà ni mo máa ń fẹ́ kí irú ẹni náà kó mọ̀ wípé ohun tí ìwùwà sí rẹ̀ sí ọ̀rọ̀ mi tàbí iṣẹ́ mi ó yàtọ̀ sí ìdí gan an tí mo fi ṣe. Nípa bẹ́ẹ̀ ẹni náà lè, ẹni náà lè sọ wípé rárá ohun tí mo ṣe ó lòdì. Èmi náà máa fẹ́ jẹ́ kó yé ẹni náà wípé rárá bí ó ṣe gba ọ̀rọ̀ tí mo sọ àbí ohun tí mo ṣe ó yàtọ̀ sí ìredí tí mo fi ṣe. Nítorí náà, ẹ, mi ò lè sọ wípé mo fẹ́ràn láti máa jiyàn. Ṣùgbọ́n ìgbà mìíràn mo máa ń fẹ́ kí asọyé tàbí asọgun kó wáyé, kí ẹni tí mo bá sọ fún tàbí tí mo ṣe nǹkan fún kó lè ní òye kíkún, kó lè mọ ohun tí mo ṣe, kí ìwùwà sí rẹ̀ kó lè wà ní ìbámu pẹ̀lú ìredí tí mo fi ṣe nǹkan tí mo ṣe tàbí tí mo fi sọ ohun tí mo sọ.

Rárá o, mi ò ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá kankan. Ṣùgbọ́n èmi àti ọ̀rẹ́ mi ti ń, a ti ní lọ́kàn wípé láìpẹ́ a ó ní, a ó, a ó máa lọ se eré ìdárayá ní ilé ìdárayá. Ìyí tó túmọ̀ sí pé ó ṣe ṣe ká forúkọsílẹ̀ nígbà náà. Ṣùgbọ́n ní àkókò yìí kò tí ì sí ohun tó jọ bẹ́ẹ̀. Ilé la ti ń ṣe ilé ìdárayá wa. Ki n de, kí n ṣe gbogbo ìgbà ló rọrùn bẹ́ẹ̀ láti máa tọrí àwọn ìdíwọ̀ tàbí kùdìẹ́kùdìẹ́ kan máa ń wáyé tí ó lè máa mú ìwúrí bá wa láti ṣe eré ìdárayá. Ó ti é jẹ́ wípé à ń gbìyànjú láti tẹ̀síwájú láti máa ṣe lóore kóòre. Ṣùgbọ́n, mo mọ̀ wípé ṣíṣe eré ìdárayá ní ilé ìdárayá ó máa fun eyàn ní ànfàní láti ní àfojúsùn láti dojú kan ohun tí èyàn fẹ́ ṣe torí pé èèyàn ti kúrò ní ilé rẹ̀ tàbí ní agbègbè tí ìdíwọ̀ ti lè wá. Àti wípé nílé ìdárayá kì n ṣí, kì n ṣí ariwo torí pé gbogbo àwọn tó wá ṣe eré ìdárayá wọ́n gbájú mọ́ ohun tí wọ́n wá ṣe. Nítorí náà, láìpẹ́ ó ṣe é ṣe kí, kí n ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá tó wà ní agbègbè mi.

Mo máa ń fẹ́ kí kọ́kọ́rọ́ mi wà ní arọwọ́tó, ní ibi tí mo ti le rí, tàbí ibi tí mo ti le tètè rí, tàbí ibi tí mo ti le tètè rántí wípé kọ́kọ́rọ́ mi wà. Nítorí náà, mo máa ń fẹ́ kó wà ní ibi tí ọwọ́ mi, ọwọ́ mi mo máa ń fẹ́ràn láti fọwọ́ sí, àbí ibi tí mo máa ń fẹ́ kí ojú mi tètè lọ. Nítorí náà, òhún ẹ́, kọ́kọ́rọ́ mi máa ń wà ní apá ibi tí, ibi tí mo mọ̀ pé mo lè ti tètè rí láti mu. Mi ò fẹ́ kí, kí ń máa wá kọ́kọ́rọ́ níbi tí ẹ́, níbi tí ó máa ṣòro fún mi láti rí, tàbí níbi tí ó lè ti, ó lè ti sọnù. Bóyá fún àpẹẹrẹ, mò ń wá káàkiri, bóyá ẹsẹ̀ mi wá, ẹsẹ̀ mi wá dé ibi tí kọ́kọ́rọ́ náà wà, láìmọ̀ wípé ó mú, bóyá tàbí mo fi kọ́kọ́rọ́ náà sí ẹ́ inú ohun kan kan. Ẹsẹ̀ mi wá gbá kọ́kọ́rọ́ náà dànù, ó gbá inú ohun tí kọ́kọ́rọ́ náà wà. Nítorí pé kọ́kọ́rọ́ náà ò dùn, bóyá mo kan gbọ́ tí, ki ni tí kọ́kọ́rọ́ náà wà, ó ṣubú sílẹ̀ tàbí ó yí kúrò ńbẹ. Irú, irú ìṣẹ̀lẹ̀ yìí lè mú mi sọ kọ́kọ́rọ́ náà dànù tàbí kí n má tètè rí. Ṣùgbọ́n ohun tí mo máa ń ṣe ni wípé mo máa ń, mo máa ń fẹ́ kí kọ́kọ́rọ́ mi wà ní arọwọ́tó mi níbi tí mo ti tètè máa ń rántí láti rí, tàbí tí ojú mi tó, tàbí tí ojú mi máa ń wò ní gbogbo ìgbà, tàbí tẹ́sẹ̀ mi máa ń dé, tàbí tí ọwọ́ mi máa ń dé ní gbogbo ìgbà. Nipa èyí, a ti tètè rí kọ́kọ́rọ́ náà láti mu. Ó máa ń jẹ́ ìrọ̀rùn fún mi.

Mi ò tí ì jẹ pizza rí, mi ò tí ì fi kan enú rí, mi ò tí ì tọ wò rí. Ṣùgbọ́n mo máa ń rí àwọn tó máa ń jẹ ẹ́, mo máa ń rí nínú amóhùnmáwòrán àti orí YouTube àti orí ẹ̀rọ YouTube. Mo máa ń rí àwọn tó ń jẹ ẹ́. N— mo lè sọ wípé gẹ́gẹ́ bí ohun tí mò ń rí bí i àlùbọ́sà àti àwọn a àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló wà lórí ẹ. Ṣùgbọ́n o mo mọ̀ pé mo máa mọ ohun gbogbo tó wà lórí rẹ̀ tí mo bá, tí mo bá ṣetán àti rà á tàbí tí mo bá lọ láti kà nípa rẹ̀ si. Ṣùgbọ́n mo fẹ́ràn àti tọ wò, ẹ́ nígbà tí ó bá yá. Nítorí pé bí mo ṣe ń rí ọ̀nà tí àwọn èèyàn ń gbà á tán, tán fi ń jẹ ẹ́, ó fi hàn wípé ó jẹ́ ẹ́ oúnjẹ tí, tí ó dùn. Nítorí náà ó di gbá tí ń bá tọ wò tàbí ó tàbí tí ń bá lọ kà á nípa rẹ̀ dáradára tàbí tí ń bá rà á ni mo máa tó lè sọ pàtó àwọn tó wà lórí ẹ. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ohun tí mò ń rí, mo lè rí àlùbọ́sà, ata ó dẹ̀ ṣeṣe kó ní tòmátò. Èmi mọ̀ wípé ǹkan tí mo mọ̀ pé, àwọn ǹkan tí mo mọ̀ pé ó wà lórí ẹ nì yìí ṣùgbọ́n mo mọ̀ pé ó jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n àwọn tí mo ṣi lè tọ́ka sí nì yìí.

Mi ò tíì lọ wẹ̀ nínú odò rí tàbí nínú, ẹ́, odò àfọwọ́ dá tí mo lè pè ní swimming pool. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ atẹ̀tẹ̀kọ́ ǹkan, ó máa yá mi lára láti lè, láti tètè kọ́ ìmọ̀ kan tàbí ọgbọ́n orí kan tàbí bí a ṣe ń ṣe ǹkan. Nítorí naa mo ma wípé mo lè mọ bí a ti ń wẹ̀ àti wípé tí a bá wo bí ẹja ṣe ń ṣe. Mo ti wo àwọn, ẹ́, àwòrán tàbí fíìmù nípa ẹja, bí ẹja tí ń wẹ̀ lálẹ́ odò, bí ó ṣe ń kó apá rẹ̀ méjèèjì sí iwájú tí a fi bí omi sẹ́yìn, tí a tun fi ìru rẹ̀, tí a fi máa la omi léyìí tó máa fun ní àǹfààní láti lè máa tẹ̀síwájú nínú omi. Mo mọ̀ wípé, ẹ́, ìmọ̀ yìí ni àwọn, àwọn tó mọ̀ bí wọ́n ti ń wẹ̀ tàbí àwọn tí ń kọ́ ni bí wọ́n ti ń wẹ̀. Àwọn tí wọ́n ṣe àwárí eléyìí tó di, ẹ́, ìmọ̀ gbajúgbajà tàbí ilumọ̀ọ́ká leni láàrín àwọn ohùn ìwẹ̀. Nítorí náà, bó tí ò jẹ́ pé mi ò wẹ̀ rí lọ́dọ̀, mo mọ̀ wípé ọjọ́ tí mo bá ṣe tán láti wẹ̀ nínú swimming pool, mo mọ̀n wípé mò ń mọ bí mo ti, mò ń mọ bí mo ti wẹ̀, bí mo ti lè wẹ̀ àti wípé ohun tí mo lè lọ kọ́ nípa rẹ̀ ni lórí ẹ̀rọ káyelújára àbí lọ́wọ́ ẹni tí ó mọ̀ bí wọ́n ti ń wẹ̀.

Ohun tí mo máa ń ṣe ni wípé àkọ́kọ́ mo máa ń fi ọkàn mi balẹ̀. Mo máa ń gbìyànjú láti ní àròjinlẹ̀ nípa iṣẹ́ wo nínú àwọn iṣẹ́ tó pọ̀ yìí ni mo lè tètè mú ṣe, tàbí èyí tó rọrùn jù fún mi láti tètè ṣe. Ìgbà tí bá ti ṣe eléyìí tí bá wá bẹ̀rẹ̀, mo máa ń rí èsì tó dára nínú rẹ̀. Èyí dẹ̀ ti ràn mí lọ́wọ́, ní ọ̀nà mìíràn fún àpẹẹrẹ bóyá mo fẹ́ ṣe iṣẹ́ ní ilé ìdáná tàbí mo fẹ́ fọ aṣọ tàbí kí n sọ pé mo fẹ́ fọ abọ́ oúnjẹ. Mo máa ń gbìyànjú láti kọ́kọ́ bẹ̀rẹ̀ síí fọ àwọn abọ́ tí ò fi bẹ́ẹ̀ tóbi tàbí tó ń lè gbà mí ní àkókò. Díẹ̀die mo sì rọra máa fọ wọn títi ta fi tán. Àti wípé, tí abọ́ bá pọ̀ tán kan tówọ balabala, mo máa ń fẹ́ láti towọ bo ti yẹ kó rí, nípa bẹ́ẹ̀.torí mo jẹ́ ẹni tó jẹ́ pé, mi ò fẹ́ràn kí nǹkan kó máa ní ètò. Tí nǹkan bá rí rúdurùdu àbí bóyá aṣọ wà níbi kan tó kàn pọ̀, tán kó wọn sí ibìkan, mo máa ń fẹ́ láti máa ka wọn lẹ́yọ kankan kí n tó wọn. Kán rí bí wọ́n ṣe rí láti eléyìí tó kéré jù sí eléyìí tó tóbi jù. Mo máa ń fẹ́ rí àwòrán ìṣètò tàbí ètò tó bá nǹkan. Nítorí náà, irú nǹkan tí mo máa ń gbé ṣe nìyí. Nígbà tí iṣẹ́ bá pọ̀, mo máa ń fẹ́ láti bẹ̀rẹ̀ láti èyí tí ó rọrùn jù, sí èyí tí ó lé jù tàbí tí ó ṣòro jù láti ṣe. Nípa èyí, àfojúsùn mi ó máa ń jẹ́ èyí tó máa ń ṣe àṣeyọrí lọ́pọ̀lọpọ̀ ìgbà.

Ẹ̀rò mi pọ̀ díẹ̀ fún ọjọ́ iwájú o, torí pé mo jẹ́ ẹni tó ní ẹ̀rò, ẹ̀ròǹgbà tó ga tàbí àfọsújù, àfojúsùn tó tóbi. A-- mo ti ṣe àlàkalẹ̀ àwọn iṣẹ́ kan tó ṣeé ṣe tí èmi àti ọ̀rẹ́ mi yóò dá sílẹ̀ nígbà tó bá yá. Ṣùgbọ́n èyí, èyí yóò dálé lórí, ẹ́, ìmúgbòòrò bá tàbí ìgbòòrò ìṣúná wa. Ìyẹn ni pé tí ìṣúná wa bá ti gbòòrò, ìgbà yìí ni aó tó lè mú kí àlà níní àwọn ilé iṣẹ́ tó ṣe díẹ̀ tó pọ̀ díẹ̀ kó wá sí ìmúṣẹ. Fún àpẹẹrẹ, àwọn iṣẹ́ tó ní í ṣe pẹ̀lú ìmọ̀ ẹ̀rọ. Páápàá ohun tí yóò jẹ́ àfojúsùn gbóògì ni wípé iṣẹ́ tí yóò fúnwa ní àǹfààní láti gba ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sí iṣẹ́ àti wípé irú iṣẹ́ tó jẹ́ pé yóò, yóò lè jẹ́ ká kó ipa tiwa nínú ìdàgbàsókè ọrọ̀ ajé, ẹ́, orílẹ̀èdè wa níbí yìí. Kìkan ṣé pé a fẹ́ lọ sí inú ìdásẹ́ sílẹ̀ torí pé a fẹ́ jèrè gọ́bọyì tàbí kí wọ́n lè ka orúkọ wa mọ́ àwọn tí ó ní ilé iṣẹ́ tàbí kí wọ́n lè, kí wọ́n lè sọ wípé àwa náà jẹ́ olùdásílẹ̀ ilé iṣẹ́ tàbí a jẹ́ ọ̀gá ilé iṣẹ́. Rárá, ṣùgbọ́n kí a lè ní ipa tó lágbára tó ṣe pàtàkì tó gbòògì tó gbọngbọ̀n nínú ìdàgbàsókè ọrọ̀ ajé orílẹ̀èdè wa àti kí ká lè, ká lè fi àdínkù dèbá, ká lè mú àdínkù dèbá ìṣe ohun òṣì ni ilẹ̀ wa. Nítorí pé ní orílẹ̀èdè wa Nàìjíríà yìí, ọ̀pọ̀lọpọ̀ ni iṣẹ́ àti òṣì ti ba mulẹ̀ bí ẹgbẹ́ iṣu, wọ́n ti bá iṣẹ́ àti òṣì mulẹ̀ bí ẹgbẹ́ iṣu. Wọ́n dè nílò àwọn àǹfààní tó wà nínú, ẹ́, dídásẹ́ sílẹ̀ láti lè borí àwọn ìpèníjà yìí. A rí i pé fún àpẹẹrẹ tí, ẹ́, ọ̀dọ́mọdé tàbí ọ̀dọ́mọkùnrin tàbí ọ̀dọ́mọbìnrin kan tó wá láti ìdílé márùn-ún, bàbá, ìyá rẹ̀ àti àwọn, àwọn ọmọ ìyá rẹ̀ àti àwọn bàbá rẹ̀ tí gbogbo wọn jẹ́ mẹ́ta. A rí i pé tí ọwọ́ rẹ̀ bá lè tẹnu, èyí, nítorí pé ó ní iṣẹ́ lọ́wọ́, èyí iṣẹ́ tó iṣẹ́ gidi tí ó ń san owó gidi fún un. A rí i pé èyí yóò mú kí ọkàn rẹ̀ balẹ̀ àkọ́kọ́. Ìkejì, yóò mú kó lè wá, kó lè ní àǹfààní láti bójú tó tàbí láti pèsè fún àwọn àbúrò rẹ̀ tàbí kó ṣe ìrànwọ́ fún àwọn ẹ̀gbọ́n rẹ̀, kó tún lè ṣe ìtọ́jú tó péye fún àwọn òbí rẹ̀. Irú èyí tí a bá lè, tí irú ètò báyìí tó bá gbilẹ̀ nípa dídásẹ́ sílẹ̀ àti gbígba àwọn tí ò ní iṣẹ́ sí iṣẹ́. A rí i pé èyí yóò ran orílẹ̀èdè lọ́wọ́ láti mú àdínkù dèbá àìníṣẹ́ àti, ẹ́, òṣì ní àwùjọ. Èyí wà lára, ẹ́, ẹ̀rùǹgbà tí a ní fún iṣẹ́ ọjọ́ iwájú.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tí ó fẹ́ràn láti má a fi ètò sí nǹkan. Ni òtítọ́ èyí yìí, ìbéèrè yìí se àpèjúwe irú ẹni tí mo jẹ́. Kò sí bíi kinínà ṣe kéré tó mo fẹ́ tàbí kí n sọ wípé kò sí bíi kéré tó. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo má a fẹ́ràn láti jẹ́ kí ètò kó ba nǹkan tí mo bá fẹ́ ṣe. Yálà mo fẹ́ jáde, mo fẹ́ wọṣọ, mo fẹ́ jẹun, mo fẹ́ ṣiṣẹ́ nínú ilé. Mo má a fẹ́ kí ètò kó dé ba ohun tí mo fẹ́ ṣe. Fún àpẹẹrẹ ohun tí mo bá fẹ́ jẹ ní ọ̀la tàbí iṣẹ́ tí mo bá fẹ́ ṣe ní ọ̀la, mo má a n se ètò rẹ̀ sílẹ̀ tàbí ó má a wù mí kí n ti mọ̀ láti òní lọ. Kì í ṣe pé kó wá di ọ̀la tán kí n wá má a gbegbá gbagbọ́n, kí n má a gbìyànjú láti wá fi ètò sí ohun tí ó yẹ kí n ti fi ètò sí ní àná. Torí pé mo mọ wípé tí ò bá sí ètò, tí ò bá ṣe ètò dáradára, àfojúsùn mi fún ẹni ó lè má a rí bẹ́ẹ̀. Bó ti jẹ́ pé mo lè bá àfojúsùn náà pàdé ṣùgbọ́n ó lè má a rí gẹ́gẹ́ bí mo ṣe fẹ́ ẹ. Nítorí náà mo má a fẹ́ràn láti jẹ́ kí ètò kó ba nǹkan tí mo bá fẹ́ ṣe kí n lè ní àṣeyọrí tó dára lórí ohun náà.

Aṣọ tí mo ní mi ò lè sọ pé mo máa ń wọ ìbọrùn, ṣùgbọ́n aṣọ tí mo ní kò sí aṣọ tí mo ní tí kò dé, ẹ, ọrùn mi. Gẹ́gẹ́ bí ìlànà ìránṣọ wa ní ilẹ̀, ní orílẹ̀ èdè Nàìjíríà tàbí ní ilẹ̀ Yorùbá, aṣọ tí a bá ń wọ, ó máa ń dé ọrùn wa ṣùgbọ́n mi ò lè sọ wípé ó máa ń bo gbogbo ọrùn tán. Nítorí náà, mi ò lè sọ pé mò ń wọ ìbọrùn ṣùgbọ́n aṣọ tí mo bá ń wọ ó máa ń dé ọrùn mi. Bẹ́ẹ̀ tì jẹ́ pé àwọn aṣọ kan wà tó ń jẹ́ àwọn aṣọ ìgbàlódé tàbí aṣọ àtọ̀húnrìnwá tí wọ́n máa ń ní, ó ní bí wọ́n ṣe máa ń rán aṣọ náà tí ó máa ń bo ọrùn táa tú bo orí. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọkùnrin, aṣọ tí mo máa ń wọ kì í ṣe, kì í ṣe pé ó máa ń bo gbogbo ọrùn ṣùgbọ́n ó máa ń dé ọrùn mi.

Iṣẹ́ tí mo ń ṣe báyìí aládani ni èmi nìkan ló ń ṣiṣẹ́. Mi ò ní ọmọ iṣẹ́ ṣùgbọ́n tí n bá jẹ́ ọ̀gá ilé iṣẹ́, mo gbìyànjú láti darí àwọn òṣìṣẹ́ ní ọ̀nà tí yóò mú rọ̀mí lọ́rùn láti rí pé mo rí, mo se àṣẹ re nínú àfojúsùn mi àti wípé ní ọ̀nà tí wọ́n fi yára mọ́ṣẹ́ tí ó mú ìwúrí bá wọn àti wípé lọ́nà tí wọ́n fi mọ̀ wípé ó dára kí iṣẹ́ tí ènìyàn bá ń ṣe kó má ní ètò nínú fún àpẹẹrẹ tí n bá jẹ́ ọ̀gá ilé iṣẹ́ tí mo ní àwọn òṣìṣẹ́, mo lè ní ìwé ìmọ̀tẹ́lẹ̀ tí a lè pè ní roaster tí àwọn ọmọ iṣẹ́ tàbí àwọn òṣìṣẹ́ tí wọ́n ń fi mọ iṣẹ́ tí wọ́n á ṣe fún àpẹẹrẹ eni to ba ẹni tó bá yẹ kó ṣe iṣẹ́ ní ọ̀la, tó bá jẹ́ pé irú se iru ise náà gba kí oníkálukú má mọ ohun tí bóyá abala iṣẹ́ náà yàtọ̀ tí wọ́n ní láti mọ ẹni tó máa ṣe iṣẹ́ ní ọ̀la tàbí ọ̀túnla tàbí ọjọ́ mẹ́rin èní tàbí ní ọ̀sẹ̀ kan sílẹ̀. Irú bẹ́ẹ̀ ma mà á fẹ́ràn láti ní ètò tàbí àlàkalẹ̀ bẹ́ẹ̀ torí pé mo fẹ́ràn kí ètò má wà nínú ohun tí n bá ń ṣe. Nítorí náà irú èyí mo mọ̀ wípé yóò rọ̀mí lọ́wọ́ láti lè mu kí àwọn òṣìṣẹ́ náà kí wọ́n yára mọ́ṣẹ́ wọn àti wípé kí wọ́n mọ ohun tí wọ́n fẹ́ ṣe ní pàtó àti wípé mo máa pe gbogbo wọn láti lè sọ fún wọn bí ó ṣe yẹ kí wọ́n ṣe iṣẹ́ wọn àti wípé ohun tí ó túmọ̀ sí láti ṣe iṣẹ́ pẹ̀lú ilé iṣẹ́ mi kí wọ́n lè mọ̀ wípé ilé iṣẹ́ mi yàtọ̀ sí ilé iṣẹ́ mìíràn nípa pípàdé àfojúsùn eni àti ṣíṣe àṣẹ rí nínú iṣẹ́ tí ènìyàn ń gbowó oṣù fún.

Rárá o, mi ò kí ń ṣe eré idán. Mi ò dẹ̀ gbàgbọ́ nínú ká má a ṣe eré idán torí pé gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Kristi, kò sí nínú ìlà ìlàkalẹ̀ òtítọ́ tí mo gbàgbọ́ láti má ṣe eré idán àti wípé àwọn tó ń ṣe eré idán, mo lè sọ wípé ẹ̀mí tó ń fi ń ṣiṣẹ́ tó ń fi ṣe eré idán idán yẹn kò wá láti ọ̀dọ̀ Kristi rárá. Rárá òun tí ó bati bá ìlànà kristi mu mio kín tẹ̀lé. Àti wípé gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn kristi òun tí mo bá fẹ́ ṣe ṣùgbọ́n kí n ṣe torí pé àwọn ènìyàn nílò òmìnira tàbí wọ́n nílò ìfọ̀kànbalẹ̀ tàbí ìsinmi. Ohunkóhun tí a bá fẹ́ ṣe, ó ní láti ṣe nípa, ó ní láti mú ìfọ̀kànbalẹ̀, ìtumọ̀ bá ayé ẹni, kì í ṣe ká lè kó ọrọ̀ jọ tàbí ká lè ní òkìkí ṣùgbọ́n kí ayé lè rọ àwọn ẹlòmíràn lọ́rùn.

Ẹ̀, ó ti pẹ́ báyìí fún àpẹẹrẹ o nígbà kan tí mo mú iṣẹ́ orin ní ọ̀kúnkúndùn. Nígbà náà, ẹ̀, mo rin ìrìnàjò lọ sí, ẹ̀, ìpínlẹ̀ mìíràn ní orílẹ̀èdè Nàìjíríà. Ìpínlẹ̀ mìíràn tó yàtọ̀ sí ìpínlẹ̀ tí mo wà. Mo rin ìrìnàjò lọ sí ibẹ̀ fún iṣẹ́ orin náà tí, ẹ, a pè mí sí láti wá ṣe. Ẹni náà wá ṣe ó ní ètò kan tó gbé kalẹ̀. O, ó pè mí, ó fi ìwé pè mí láti wá ṣe, ẹ, láti wá kọ orin níbẹ̀. Nígbà náà mò ń ṣe iṣẹ́ orin nígbà náà torí ó wà lára ohun tí mò ń ṣe. Mo lọ, mo lò tó bí ọjọ́ mélòó kan kí n tó padà. Tí a bá ní ká máa wò báyìí, ó ti tó bí, èyí tí mo sọ yìí ti tó bí, ẹ, ọdún mẹ́wàá sẹ́yìn báyìí. Sugbọn laipẹ yi, o ni, ẹ, irin-ajo mii mọ̀ boya mo le pé ní ìrìnàjò, ṣùgbọ́n mo lọ kí iṣẹ́ kan tí mò ń lé kí ó lè bọ́ sí torí ohun tí mo nílò láti jẹ́ kí iṣẹ́ náà bá ti ṣe, kí iṣẹ́ náà lè bọ́ sí, mi ò ní ohun èlò láti ṣe. Mo ní láti lọ bá ẹni tó ní ara ilé mi tó ní ohun èlò láti ṣe iṣẹ́ náà láti lè rí pé iṣẹ́ náà ó, ó bọ́ sí mi lọ́wọ́. Èyí ni mo lè sọ pé, ẹ, ìrìnàjò torí pé ibi tí ẹni náà ń gbé ó jìnà díẹ̀ sí ibi tí mò ń gbé. Èyí mo lè sọ pé ó jẹ́ ìrìnàjò tí ó kẹ́yìn tí mo rìn fún iṣẹ́.

Rárá o, mi ò ní àwòrán lára o. Mi ò dẹ̀ lé, mi ò dẹ̀ lé yà nígbà kankan sí ara mi torí pé ẹni tí mo jẹ́ gẹ́gẹ́ bí ọmọ leyin Krístì àti òtítọ́ tí mo mọ̀ àti bí àlàkalẹ̀ bí a ti ṣe le, bí mo ti ṣe le gbé ayé mi nínú Krístì bó ṣe là kalẹ̀. Aaye o gbà mí láti máa ya àwòrán sí ara mi. Kí ló dé tí mo fẹ́ ya àwòrán sí ara mi? Bíbélì ti sọ fún mi, ó ní tẹrutẹru àti tiyanu tiyanu ni a dá mi. Ìyẹn ni wípé, wípé mo jẹ́ ènìyàn, ó jẹ́ ìyanu, ó jẹ́, ó jẹ́ ẹwà, ó jẹ́ ohun mèríìrí. Nítorí náà mi ò nílò, mi ò nílò láti ya àwòrán kankan sí ara mi láti lè fi dára mi lójú wípé a dá mi tiyanu tiyanu. Rárá, bí a ṣe dá mi tẹ́mi lọ́rùn kò dẹ̀ sí ìgbà kankan tí mo le pinnu, tí mo le rò tàbí tí mo le gbé ìgbésẹ̀ láti ya àwòrán sí ara mi torí pé kì í ṣe ohun tó bọ́ ojú mi, lójú mi kò bá ojú mu. Kò sí ǹkan tó fi kún, kò fi kún ẹwà mi, kò fi kún ìṣẹ̀dá ìyanu mi. Rárá, mo fẹ́ràn bí mo ti wà torí pé Ọlọ́run dá mi pé.

Níwọngbà tí a mọ̀ wípé ayé òde òní, ọ̀pọ̀lọpọ̀ o kì í ń lo fáìlì oníwe mọ́ bí kò ṣe fáìlì tí a fi ń pamọ́ lórí ẹ̀rọ ayélujára. Nítorí náà bẹ́ẹ̀ni àwọn fáìlì tí mò ń lò báyìí wọ́n jẹ́ fáìlì tí mo fi ń pamọ́ sínú cloud sórí ẹ̀rọ káyelújára. Mo dẹ̀ máa ń fi wọ́n pamọ́. Àti wípé àwọn fáìlì yìí wọ́n jẹ́ fáìlì náà tí mo lè fi pamọ́ lórí fóònù mi ní àwọn áàpù tí a ṣe láti fi fáìlì pamọ́ sínú wọn kí ko má bàá sọnù tàbí kí kòkòrò tí a lè pè ní váírọ̀sì orí ẹ̀rọ kó má bàá bàá jẹ́ tàbí kí àwọn tí kò yẹ kó ní ẹ̀tọ́ sí eh ohun tó wà nínú fáìlì náà kó má bàá kó má bàá tọwọ́ bọ́. Nítorí náà bẹ́ẹ̀ni mo máa ń pa àwọn fáìlì mi mọ́ torí pé wọ́n ṣe pàtàkì ni mo ṣe ṣẹ̀dá wọn.

Rárá o, mi ò lọ ṣọdẹ rí o. Ṣùgbọ́n mo ní àwọn ará ilé tí wọ́n ti ní ìrírí nípa tí tọdẹ rí. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ká tọdẹ, mo mọ̀ bí a ti ń tọdẹ. Mo dẹ̀ ti rí àwọn èèyàn tí wọ́n ti se ọdẹ rí. Ṣùgbọ́n kì í ṣe pé wọ́n se ọdẹ fún oúnjẹ. Ṣùgbọ́n wọ́n ní ilẹ̀ oko sínú igbó to je pe wọ́n lè tọ ọdẹ láti mú ẹranko, láti pa ẹranko. Ṣùgbọ́n wọ́n kì í ṣe ọdẹ nísọ̀ọ́nsọ̀ọ́, ìyẹn ni pé kì í ṣe pé wọ́n ń ṣọdẹ láti fi jẹun. Ṣùgbọ́n àǹfààní tí wọ́n ní ni wípé wọ́n mọ̀ bí a ṣe ń sokó. Oko wọ́n dẹ̀ wà nínú igbó. Wọ́n dẹ̀ ní àǹfààní láti tọdẹ síbẹ̀ láti mú ẹran. Mo dẹ̀ ti ní àǹfààní láti lọ kí wọ́n rí ní ibi tí ilé wọ́n wà tàbí tí oko wọ́n wà, tí mo dẹ̀ rí ọdẹ tí wọ́n ń ta nígbà náà. Ìgbà mìíràn ọdẹ náà lè mú nǹkan tàbí kó sé. Ṣùgbọ́n wọ́n máa ń ṣe àṣeyọrí nípa tí tọdẹ wọn. Ṣùgbọ́n tó bá jẹ́ pé láti ṣí ṣe ọdẹ ni o, rárá èmi ò ṣọdẹ rí.

Bẹ́ẹ̀ni, ìgbéyàwó iṣẹ́ mi tó kẹ́ye, ó jẹ́ èyí tí ó dára, pàápàá iṣẹ́ tí, tí mo ṣe ní àná inú mi dùn sí torí pé, ẹ́, ó jẹ́ ìgbà àkọ́kọ́ tí mo máa ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ tó, tó gbà mí ní àkókò bẹ́yẹn. Ni abala iṣẹ́, iṣẹ́ tuntun tí mo rí, àti wípé ó tún jẹ́ àkọ́ọ́lẹ̀ tuntun fún mi, torí pé àti ìgbà tí mo ti ń ṣe, mi ò tí ì lo wákàtí tó tó bẹ́yẹn rí. Ṣùgbọ́n ní àná, bió tiẹ̀ jẹ́ wípé mo ṣe àwọn iṣẹ́ mìíràn ṣùgbọ́n, iṣẹ́ yìí gan-an ó mú rí mi wú, torí pé ó jẹ́ kí n mọ̀ wípé pẹ̀lú sùúrù àti ìforítì mo lè ṣe, ẹ́, ohunkóhun tí mo bá fẹ́ ṣe pẹ̀lú àṣeyọrí. Nítorí náà inú mi dùn. Ìgbà tí mo dẹ̀ ṣẹ́ àgbéyẹ̀wò rẹ̀, mo rí pé mo ṣe dáradára. Bẹ́ẹ̀ ni, láàárín ìda ọgọ́rùn-ún, mo lè sọ wípé mo ṣe àṣeyọrí ìda ọgọ́rin sí ìda àádọ́rùn-ún tàbí jù bẹ́ẹ̀ lọ. Nítorí náà, mo ṣe àgbéyẹ̀wò iṣẹ́ mi tó kẹ́yìn, inú mi dẹ́dùn sí, bí mo ṣe ṣe.

N báyìí bó tẹ́lẹ̀ jẹ́ wípé, ẹ́ iṣẹ́ tí mò ń ṣe báyìí, ó jẹ́, ó jẹ́ iṣẹ́ tó lówó ńlá, ṣùgbọ́n ó tún ní ẹ́ ó ní mímọ̀ nínú. Mọ ní láti mọ̀ ọ́ dójú ámin, àti pé mọ nílò owó láti lè fi ṣe iṣẹ́ náà, owó tó tó láti fi ṣe iṣẹ́ náà kí n lè má a rí erẹ́kọ̀bọ̀ nibẹ̀. Ṣùgbọ́n iṣẹ́ náà ní àfojúsùn tó dára. Bó tiẹ̀ jẹ́ wípé báyìí mi ò tí ì máa rí ẹ́ owó tí ó dára gbà bí bó ṣe tẹ́ mi lọ́run tàbí bó ṣe yẹ, àwọn owó tó lè dá nǹkan gidi ṣe, ṣùgbọ́n mo mọ̀ wípé láìpẹ́ pẹ̀lú àwọn ìlàkàkà mi àti àwọn ẹ́ àwọn ìgbékalẹ̀ mi láti rí owó díẹ̀ fi ṣe iṣẹ́ náà. Mo mọ̀ wípé dídùn ni ọ̀sán àsọ láìpẹ́ tí èmi náà yóò máa fi tó, yóò máa gba àwọn ènìyàn mìíràn níyànjú láti darapọ̀ mọ́ mi láti ṣe irú iṣẹ́ yìí torí pé ó ní ọjọ́ olà tó dára.

Àwọn tí mò ń má a mú ni omi, tea, ẹlẹ́rìndòdò, kóòkì, fáńtà àti wàrà. Wàrà tí a ti ṣe dáradára tí a pè ní mílìkì. Ìgbà mìíràn ó lè jẹ́ èyí tí wọ́n ṣe sínú agolo tàbí èyí tí wọ́n ṣe sínú rọ́bà kékeré. Ṣùgbọ́n mi ò lè sọ pé mò ń mu àwọn ohun mímu pirotíìnì bẹ́yẹn. Àwọn tí mò ń dárúkọ pé mò ń mu yii gbogbo ìgbà kọ́ ni mò má a ń mú. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí n bá ti mu omi ó ti tẹ́ mi lọ́rùn. Ṣùgbọ́n nígbà tí ayé tàbí owó bá yọ àwọn ohun mímu tí mò dárúkọ lẹ́ẹ̀kan, mò má a ń gbìyànjú tàbí mò má a ń gbìyànjú láti mu wọ́n yẹn lẹ́ẹ̀kan kan d ẹ ní.

Mo jẹ́ ẹni tó jẹ́ pé mi ò fẹ́ràn láti máa pariwo dí ẹ̀yàn lọ́wọ́. Mo kórìíra ariwo. Mi ò dẹ́ fẹ́ kawon ènìyàn máa pariwo níbi tí mo wà. Nítorí náà, àti wípé mo jẹ́ ẹni tó jẹ́ pé ó ní ìgbàgbọ́ kan tí mo ní tàbí àlàkalẹ̀ kan. Òun náà ni wípé ohun tí mo bá lè ṣe sí ẹni kan, mi ò fẹ́ jẹ́ kí wọ́n ṣe sí mi. Nítorí náà, mi ò fẹ́ràn kí n máa pariwo bó tie jẹ́ wípé mo fẹ́ràn kí n máa kọ orin, pàápàá orin ẹ̀mí, orin, orin nípa Kristi àti ìgbé ayé mi nínú Kristi, àbi ohun táwọn tó ṣe sí mi, orin ọpẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo máà ń sábà kọ ní gbọn, ní kẹ́lẹ́kẹ́lẹ́ torí pé tí n bá kọ orin mo mọ̀ wípé kì í ṣe pé mò ń kọ láti fi ohùn mi hàn sí àwọn ènìyàn àti kí wọ́n mọ̀ tàbí kí wọ́n bá mọ̀ pé èmi náà mọ̀ biwon ti ń kọ orin tàbí pé èmi náà mọ̀, mo mọ àwọn orin tó gbajúgbajà tí àwọn ènìyàn kọ. Rárá, mò ń kọ láti yin Ọlọ́run àti wípé ó dára náà tí èèyàn bá kọ orin láti fi ohùn rẹ̀ gbé Ọlọ́run ga. Ṣùgbọ́n ohunkóhun tí èèyàn bá fẹ́ ṣe, èèyàn ní láti ṣẹ́ ní ìwọ̀ntúnwọ̀nsì àti wípé èèyàn ní láti máa ro tàwọn ẹlòmíràn náà fún àpẹẹrẹ tí ń bá kọ orin sókè tí won de re ni tó ń sùn tàbí tó ń ṣiṣẹ́ tí ò nílò ariwo tí ó bá ń kọ orin sókè nígbà náà. Ó túmọ̀ sí wípé mi ò fẹ́ tẹnìyàn dáradára níyẹn. Nítorí náà, mo fẹ́ràn kí n máa kọ orin ní kẹ́lẹ́ tí mi ò bá sí níbi tí mo ti le pariwo sókè. Ó de jẹ́ wípé bí mo wà ní àwùjọ gan, mi ò fẹ́ràn kí n máa pariwo. Mo fẹ́ràn kí n máa, kí ohùn mi wà ní ìwọ̀ntúnwọ̀nsì.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìdárayá dáradára. Mo fẹ́ràn kí maa ṣe ìdárayá torí ìpa rere tó máa ń ní ní ago ara mi. Ó máa ń jẹ́ kí ago ara mi padà bọ́ sípò kó tó. Ó máa ń fún mi ní okun. Ó máa ń jẹ́ kí àwọn ẹ̀yà ara mi, kí wọ́n ji pépé kí wọ́n wà ní, kí wọ́n wà ní ìlera pipé. Ó máa ń jẹ́ kí ara mi kí ó yágírí. Nítorí náà mo máa ń ṣe ìdárayá, ère ìdárayá. Mo dẹ̀ ní àlàkalẹ̀ fún eléyìí nínú àárín ọ̀sẹ̀ kí i ṣe gbogbo ọjọ́ ọ̀sẹ̀ ni mo máa ń ṣe. Ó ní àwọn àṣàyàn ọjọ́ tí mo máa ń ṣe eré ìdárayá yìí pẹ̀lú, ẹ, ọ̀rẹ́ mi tí ó mọ, tí ó mọ bí wọ́n ṣe ń ṣe eré ìdárayá dáradára. Òun ni ó kọ́ mi bí wọ́n ti ń ṣe. Òun ló sì mú fún mi ní ìwúrí àti, ẹ, bẹ́ẹ̀ni ìwúrí láti lè máa ṣe eré ìdárayá torí, ẹ, àwọn, ẹ, àwọn àmúyẹ tó dára tí ó ní. Àti ìgbà tí mo dẹ̀ ti padà sí í ṣe torí pé ó ní ìgbà kan tí mo dáwọ́ dúró torí àwọn ìdí kan ṣùgbọ́n àti ìgbà tí mo ti padà sí í ṣe mo ti ń rí ìyàtọ̀ nínú, ẹ, ago ara mi.

Oye ìgbà tí mo máa ń fọwọ́ lójoojúmọ́ ó dá lé lórí, ìnílò rẹ̀ tàbí ìwúlò rẹ̀. Tí mo bá lọ sílé, ẹ́, ilé ìwẹ̀ tàbí ilé ìgbọ̀nsẹ̀, mo ní láti fọ ọwọ́ mi. Tí m bá gbálẹ̀ mo ní láti fọ ọwọ́ mi. Tí m bá fẹ́ ṣe oúnjẹ, tó dè jẹ́ pé ìgbà àkọ́kọ́ nìyẹn tí màá dé ibi tí mo ti, tí mo ti fẹ́ se oúnjẹ, mo ní láti fọ ọwọ́ mi. Nítorí náà, ohun tí mo fẹ́ ṣe, òun ló máa sọ oye ìgbà tí màá fọ ọwọ́. Ṣùgbọ́n mo máa ń gbìyànjú láti fọ ọwọ́ mi tó bá yẹ kí n fọ̀ lẹ́yìn tí n bá ṣe ǹkan tán tàbí tí n bá ṣe ǹkan torí bí wọ́n ṣe ń sọ, wọ́n ní ìmọ́tótó, ó borí ààrùn gbogbo.

Ẹ, a lo ọwọ́ ọ̀tún ni mí. Tí ń bá, tí ń bá rí ènìyàn paapaa ọkùnrin ní ilẹ̀ wa, ní ilẹ̀ Yorùbá, ẹ, ó, ó, ó wọ́pọ̀ ká máa kí ọkùnrin máa gba ọwọ́ ọkùnrin. Bẹ́ẹ̀ ni a tún máa ń gba ọwọ́ obìnrin náà. Ṣùgbọ́n ó wọ́pọ̀ láti gba ọkùnrin lọ́wọ́. Ṣùgbọ́n tó bá jẹ́ àgbàlagbà ni, ní ilẹ̀ Yorùbá, ṣé la máa ń dọ̀bálẹ̀ tàbí ká tẹríba? Even bí àgbàlagbà bá fẹ́ ká gba òun lọ́wọ́, ohun tí a máa ṣe ni wípé a lè tẹ, a lè tẹríba ká fi ọwọ́ kan, ká fi kan ọwọ́ táa bá fi gba àgbàlagbà lọ́wọ́ ká wá tẹríba. Èyí yìí ní ilẹ̀ wa ń fi hàn wípé a bọ̀wọ̀ fún àgbàlagbà tí à ń kí. Bí a ṣe ń, bí, bí mo ṣe máa ń gba ènìyàn lọ́wọ́ ni ìyẹn, ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń gba àwọn ènìyàn lọ́wọ́. Ìgbà mìíràn wà tó jẹ́ pé bí bá ènìyàn sọ̀rọ̀ kííkíí nípa tí sọ̀rọ̀, ó ti lè, ó ti lè, ó ti lè borí gbígba ẹni náà lọ́wọ́. So irú bí mo ṣe bá bẹ́, bí mo ṣe bá fẹ́ kí ènìyàn nígbà mìíràn ló máa ń sọ bóyá mo máa gbà á lọ́wọ́ tàbí mi ò ní gbà á lọ́wọ́

A, mo máa ń lo fóònù mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà lójoojúmọ́ tàbí lójúmọ́, torí wípẹ́ orí fóònù mi ni mo ti ń ṣe iṣẹ́ mi. Àwọn àǹfààní iṣẹ́ tí tó bá dẹ̀ ṣuyọ, orí fóònù mi ni mo ti ń mọ̀. Ànd then àti wípé tí n bá fẹ́ gba ìpè, orí fóònù ni mo ti ń gba ìpè. Orí fóònù ni mo dẹ̀ ti ń fèsì sí ìpè. Àti wípé tí mo bá ní méèlì tàbí ìfìwéránṣẹ́ lẹ́tà, orí fóònù náà ni mo ti fi ń, ni mo ti fi ń fi ránṣẹ́ tàbí kí n gbà á. Nítorí náà, ẹ, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń ṣí fóònù mi pàápàá. Ti n bá ń rètí àwọn àǹfààní iṣẹ́ tó lè yọ, mo máa ń fẹ́ wo fóònù mi lóòrèkóòrè. Tàbí tí èmi àti ẹnìkan bá ti ní àdehun wí pé, ẹ, a ó sọ̀rọ̀, tàbí, ẹ, ìfẹ̀hùn jíṣẹ́ tàbí ìfì ìwé jíṣẹ́ yóò ṣẹlẹ̀ lárín àwa méjèèjì, mo máa ń yẹ fóònù mi wọ lóòrèkóòrè kí n lè mọ̀ bóyá ẹni náà ti fi ìwé ránṣẹ́ tàbí jíṣẹ́ sí mi, kí n lè, kí n lè dá lóhùn padà nípa fífi tẹ̀mínà ránṣẹ́ sí i. Àti ìgbà mìíràn, ìgbà mìíràn wà tó jẹ́ pé mo máa ń fẹ́ kí n wo ago tó bá lù lórí fóònù mi. Irú àwọn nǹkan báyìí ni mo fi máa ń yẹ fóònù mi wo lóòrèkóòrè. Nítorí náà, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń lo fóònù mi lójúmọ́.

Rárá o, mi ò ní nọ́mbà orílẹ̀ o. Ẹ̀, ní ayé òde tí a wà yìí, nọ́mbà orí fóònù ló pọ̀ jù tí a ń lò. Kò fẹ́ẹ̀ sí nọ́mbà orílẹ̀, bó dá yọ pé ó sì wà ní àwọn ilé iṣẹ́ ńlá ńlá tí wọ́n sì ń lo nọ́mbà orílẹ̀. Ṣùgbọ́n bá ń sọ wípé ẹlẹ́ ẹ̀, ènìyàn ọlọ́dọọ̀ ni, a kò wọ́pọ̀ láti rí ẹni tí ó sì ní nọ́mbà orílẹ̀. Nítorí náà, ẹ́, èmi ò ní, mi ò dẹ̀ fi ìgbà kankan ní níróńgbà láti ní nọ́mbà orí fóònù tí mo ní, ó ti tó mi. Tí èyí tí mò ń lò, tó bá dẹ̀ sọnù tàbí tí mo, tí mo bá ní ìwúlò láti ra nọ́mbà fóònù mìíràn, màá rà á. Nítorí náà, mi ò ní nọ́mbà orílẹ̀, mi ò dẹ̀ nílò láti ní nọ́mbà orílẹ̀ kankan lọ́wọ́ tí mò ń wà yìí tàbí lọ́jọ́ iwájú.

Bẹ́ẹ̀ni, mo máa ń rìn ní àlàáfíà ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo fẹ́ràn kí n máa rìn. Bẹ́ẹ̀ni, pàápàá ìgbà mìíràn tí ó bá sí owó ọkọ̀ tàbí tó bá jẹ́ wípé owó tó kù sí mi lọ́wọ́ tí máa fi wọ ọkọ̀, mi o ní lè ṣe nǹkan mìíràn tí mo nílò owó fún, mo lè kúkú fi ìyẹn rìn. Ṣùgbọ́n mo tún máa ń, mo tún máa ń gbìyànjú láti rìn ní ìgbà tó bá yẹ. Mi ò kín ń rìn, mi ò kín, mi ò kín fẹsẹ̀ rìn torí pé mo kàn fẹ́ rìn. Tí n bá rí pé rírìn mi ọ̀hún ni yóò jẹ́ kí n lè rí ǹkan tí mo fẹ́ ṣe ṣe, ìgbà náà ni màá rìn. Ṣùgbọ́n ìgbà mìíràn wà tí ó jẹ́ mo ní láti gbé ọ̀kadà tàbí láti gbé mọ́tò, bẹ́ẹ̀ni mo máa, mo máa ṣe bẹ́ẹ̀ nígbà náà. Rírìn mi ló, ó ní í ṣe pẹ̀lú, ẹ́, èrè idí ohun tí mo fẹ́ ṣe.

Mo jẹ́ ẹni tí kì ń sábà ṣe àdéhùn. Nítorí náà, tí mo bá ṣe àdéhùn, mo tún jẹ́ ẹni tó máa ń, tó máa ń gbìyànjú láti mú àdéhùn mi ṣẹ. Nítorí wípé kò dára kí n ṣe àdéhùn kí má mú ṣẹ. Nítorí pé mo mọ̀ pé ẹni tí mo ṣe àdéhùn fún yóò rí mi bí ẹni tí ò dá àti yóò rí mi bí ẹni tí kò lè mú àdéhùn ṣẹ. Àti wípé mi ò fẹ́ràn kí ènìyàn ṣe àdéhùn fún mi kó yẹ. Nítorí náà mi ò ní fẹ́ kí emi náà ṣe irú rẹ̀ fún ẹlòmíràn. Ṣùgbọ́n mo jẹ́ ẹni ti ó e'pé ní igbà tí mi kì n í fi bẹ́ẹ̀ n ṣe ọ̀pọ̀lọpọ̀ àdéhùn. Àdéhùn tí mo bá ṣe, mo máa ń gbìyànjú àti rí pé mo rántí wọn. Bí mo tilẹ̀ kọ wọ́n sílẹ̀ ọ bí mo tilẹ̀ kọ sílẹ̀, mo máa ń gbìyànjú àti rántí torí wípé ìgbà to n bá ṣe àdéhùn ó máa ń jẹ́ ìgbà tó ṣe pàtàkì. Àti wípé sí mi ìṣẹ̀lẹ̀, ìṣẹ̀lẹ̀ tí mi ò lè gbàgbé ni. Ìgbà mìíràn gan bí mo fẹ́ gbàgbé, màá rí ohun kan tó máa rán mi létí. Àti wípé bóyá ìgbà mìíràn, bóyá ọ̀dọ̀ ẹni tí mo ti yàn, bóyá ẹni tí mo ṣe àdéhùn fún ó wà lọ́dọ̀ ẹnìkan tàbí mo wà lọ́dọ̀ ẹni kan tí mo ṣe àdéhùn fún, ẹni tí mo wà lọ́dọ̀ rẹ̀ yẹn ó ṣeéṣe kí ẹni náà kó rán mi létí àdéhùn tí mo ti ṣe. Ìgbà mìíràn dè é nìyí. Mo máa ń kọ sílẹ̀ tó bá jẹ́ pé mo ní láti kọ sílẹ̀ ni. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní ìdá, nínú ìdá ọgọ́rùn ún, ìdá ọgọ́rùn ún sí àádọ́rùn ún mo máa ni mo fi máa ń rántí àwọn àdéhùn tí mo bá, bá ẹnikẹ́ni ṣe. Torí pé mi ò kín fẹ́ yẹ àdéhùn mi ní ọgbà tí mo, mi ò kò fẹ́ kí ẹlòmíràn kó yẹ àdéhùn tó bá bá mi ṣe.

Bẹ́ẹ̀ni mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sínú klaud. Ṣùgbọ́n kì í ṣe gbogbo fáìlì mo máa ń fi pamọ́ sínú cloud. Àwọn fáìlì tó bá yẹ kí n fi pamọ́, mo máa ń fi wọ́n pamọ́. Pàápàá àwọn fáìlì tí mo bá rí pé kì í ṣe ojoojúmọ́ tàbí lóòrèkóòrè ni mo máa nílò àti máa ṣí wọn. Irú àwọn fáìlì báyìí ni mo máa ń fẹ́ràn láti fi pamọ́ sórí cloud. Ṣùgbọ́n àwọn fáìlì tó bá jẹ́ pé lóòrèkóòrè ni mo ní láti máa ṣí wọn tàbí mo ní láti máa ṣe àtúnṣe sí wọn tàbí mo ní láti máa ṣe àtúgbẹ̀yẹ̀wò wọn. Irú àwọn fáìlì báyìí mi kì í fi wọ́n sínú cloud. Mà á kàn fi wọ́n sórí fóònù mi kí n lè ní àǹfààní sí wọn lóòrèkóòrè tàbí nígbàkúgbà tí mo bá fẹ́, tí mo bá fẹ́ ṣí wọn.

Ní ilẹ̀ Yorùbá, ó ní bá ṣe máa kí àwọn ènìyàn, kí kí àwọn ènìyàn, ó ní í ṣe pẹ̀lú ìgbà mìíràn ọjọ́ orí, ó ní í ṣe pẹ̀lú bóyé ó jẹ́ ọkùnrin tàbí obìnrin. Ìgbà mìíràn ó ní í ṣe pẹ̀lú, ẹ́, bóyá ohun tó ṣẹlẹ̀ ní àkókò náà tàbí ayẹyẹ tí wọ́n ṣe, ó dẹ̀ ní í ṣe pẹ̀lú ojú ọjọ́ tàbí àkókò tí a wà nínú ọdún. Gbogbo ohun tí mo là kalẹ̀ yìí ni ó máa, ó maa ṣ, ni ó máa sọ bí mo bá ṣe fẹ́ kí àwọn ènìyàn yálà ó jẹ́ ọkùnrin tàbí obìnrin tàbí ohunkóhun tó bá ṣẹlẹ̀. Ìyẹn ni wípé àwọn tó ń ṣẹlẹ̀ tàbí àwọn ìrédé kan ló máa ń mú kí, kí kí àwọn ènìyàn mi kí ó ní ìtumọ̀. Torí nílẹ̀ Yorùbá a kì í dédé kí ènìyàn lásán. Òwe Yorùbá sọ wípé, ẹ́, iṣẹ́ kì í dédé iṣẹ́. Bí o ò bá ní di ìṣe, iṣẹ́ kì í dédé iṣẹ́. Ó ní bí o ò bá ní di obìnrin kan kì í jẹ́ ku mólu. Nítorí náà ohun tó bá ṣẹlẹ̀ tàbí bí mo bá ṣe fẹ́ kí ènìyàn, ó ní, ó ní í ṣe pẹ̀lú ohun tó ṣẹlẹ̀. Irú ẹni tẹ ni náà jẹ́ irú ọjọ́ orí rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ìbéèrè yìí fà kí ki. Hhm, mi ò ní ṣẹ́ni tí ó fẹ́ràn láti máa, láti máa pariwo ọjọ́ ìbí, ọjọ́ ìbí mi. Nítorí náà, mo mọ̀, náà, níwòn ìgbà tí mo mọ ọjọ́ ìbí tí àbí mi, mo máa ń tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run tó sọ wí pé nínú bíbélì, ó ní ń kọ́ wa kí a máa ka iye ọjọ́ wa, kí àwa kí ó lè fi ẹsẹ̀ wa ṣe ipa ọgbọ́n. Ohun tí mo máa ń ṣe ni wípé ní ọjọ́, yálà kó tó di ìgbà tí, ẹ́ẹ́, ayẹyẹ ọjọ́, kó tó dé ọjọ́, ọjọ́ ayẹ-- ẹ́ẹ́, ayẹyẹ ọjọ́ ìbí mi, mo máa ń fẹ́ láti ṣe atungbe yẹ̀ wò ohun tí mo ti ṣe ní ọdún, ọdún tó kọjá sẹ́yìn kó tó di èyí tí mo fẹ́ ṣe ayẹyẹ rẹ̀. Ṣùgbọ́n nípa bá ń ba rí, tí n bá ti jí ní ọjọ́ ìbí yẹn gan gan gan, mo máa ń fẹ́ràn láti dópe lọ́wọ Ọlọ́run tó jẹ́ kí n mọ ọdún tuntun àti wí pé mo máa ń sọ, máa ń, mo máa ń sọ ohun tí mo fẹ́ fún Ọlọ́run àti bí mo ṣe fẹ́ jẹ́ kí ọdún tuntun tí mo pé, mo yí fẹ́ jẹ́ kó rí kò ju yẹn lọ. Àbí ìgbà kọ̀ọ̀kan, kò dẹ̀ wọ́pọ̀ bóyá mo kan, ó kan omi kí n kan, kí n kan wẹ̀ bí a ṣe ń sọ ní èdè wa, wẹ̀ fún àwọn, fún àwọn ènìyàn mi àwọn ìdílé mi. Bóyá mo kàn lè ra ẹlẹ́rìndòdò kóòkì tàbí Fanta fún wọn kí wọn fi wẹ̀ kò ju yẹn lọ. Bí mo ṣe máa ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí mi nìyẹn, ajoyo, ọjọ́ ìbí mi. Ohun tí mo máa ń ṣe jù tó jẹ́ gbòógì jù ni láti rò, ṣe àgbéyẹ̀wọ̀ ohun tí mo ti dá ṣe láyé, àwọn ohun tó ní ìtùmọ̀ tí mo ti dá ṣe láyé àti láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó tún mọ̀ ọdún tuntun àti ohun tí mo fẹ́ fún ọdún tuntun náà kò ju yẹn lọ.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn kí n kọrin, mo fẹ́ràn kí n má a kọrin. Ṣùgbọ́n mì í ṣe ẹni tó fẹ́ràn kí n má a fihàn wípé, fihàn wí pé mo fẹ́ràn kí n má a kọrin. Iyẹn ni pé mi ò kí ń kọrin láti máa fi dí àwọn ènìyàn lọ́wọ́. Ìgbà mìíràn mo lè má a, mo lè má a gbọ́ orin lórí fóònù mi tí mo bá dẹ̀, ṣùgbọ́n mi ò ní yí sókè tó bẹ́ẹ̀ dé bí tí àwọn ènìyàn á fi máa mọ̀ pé mò ń gbọ́ orin, tí, dé bí tí ó lè fi máa dé wọn lọ́wọ́. Rárá, níwòǹba tó jẹ́ pé èmi ló fẹ́ gbádùn orin tí mò ń kọ, mo, mi ò kí ń jẹ́ kí ariwo orin náà kó pọ̀ jù. Àti pé ìgbà mìíràn náà, pàápàá tí n bá jáde, pàápàá lọ́wọ́ alẹ́ mo má a fẹ́ràn kí n má a kọ orin. Ìgbà mìíràn mo lè kọ jáde lẹ́nu. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà dání mo dẹ̀ lè má a kọ láti inú ọkọ̀ mi. Mo lè má a ṣe àṣàrò bí mo ṣe ń kọ orin náà lọ. Bí ìgbà tí mo wà lórí orí ìtàgé tí àwọn, àwọn olórin tí a fi wí pé tàn ń kọ orin. Nítorí náà mo fẹ́ràn kí n má a kọ orin, ṣùgbọ́n mo fẹ́ràn kí n má a kọ ní ọ̀nà tí ó jẹ́ pé èmi gan an tí mò ń kọ ni mo fẹ́ mà gbádùn rẹ̀. Kì í ṣe pé mò ń kọ sókè níbi tí àwọn ènìyàn fi, tí à ń fi má a gbọ́, tàbí pé dé bí tí orin náà á fi má a dí àwọn ènìyàn lọ́wọ́. Ṣùgbọ́n bẹ́ẹ̀ ni mo fẹ́ràn kí n má a kọ orin, pàápàá orin ẹ̀mí.

Mo lè sọ wípé, láàrin oṣù mẹ́ta sí ra won ní mo máa ń gé irun mi. Onírun gígùn ni mí, but kì wa n ṣé pé bẹ́ẹ̀ ló ṣe gùn tó. Ṣùgbọ́n tí mo bá da irun mi sí, mo mọ̀ wípé irun mi á gùn gidigidi. Nítorí náà mo máa ń fi ààyè sílẹ̀ dáadáa láàrin ìgbà tí mo bá gé irun àti ìgbà tí ó bá tó láti tún lọ gé irun. Torí mi ò fẹ́ràn kí ǹkan lọ má gé irun lọ́dọ̀ gerígerí. Ṣùgbọ́n, mo fẹ́ràn kí n má gé fún ara mi. Torí ọ̀nà tí àwọn tó ń gé irun fi máa ń gé ìgbà mìíràn, ó lè má tẹ́ mi lọ́run, tàbí ọ̀nà tó ń fi ń gé lè má ta mi lórí. Ṣùgbọ́n èmi àti ọ̀rẹ́ mi ó níbi a ṣe ń gé orí ara wa lọ́nà tí kì í fi ń ta wá lórí. Nítorí náà, níwọ̀n ìgbà tí mi ò fẹ́ láti má lọ gé irun lọ́dọ̀ geri gẹrí níta. Ní gbogbo ìgbà mo máa ń fi ààyè sílẹ̀ dáradára láàrin ìgbà tí mo bá lọ gé irun àti ìgbà tí irun ti tó láti tún lọ gé.

Mi ò fi bẹ́ẹ̀ ní ọ̀rẹ́ bẹ́yẹn, ọ̀rẹ́ tí mo ní, ẹ́, iṣẹ́ kan náà la jọ ń ṣe àti wípé a fẹ́ràn ká máa pa owó sínú àsùnwọ̀n kan. Nígbà tí a bá ti gba owó, a máa ń jókòó, a máa ń ṣètò lórí rẹ̀ kí a tó na owó náà. A máa mọ oríṣiríṣi abala tàbí ẹ̀ka tí a fẹ́ ná owó náà sí. Yálà lórí oúnjẹ, lórí aṣọ, lórí àwọn ọṣẹ ìfọbọ́, ọṣẹ ìwẹ̀, ẹ́, àti lórí-- àti láti dá owó náà lórí, ẹ́, iṣẹ́ wa torí a máa ń fẹ́ràn láti dá iye owó kan padà sórí iṣẹ́ tí à ń ṣe kí ère tí a máa rí lẹ́ẹ̀ẹ̀meé kó lè pọ̀ ju èyí tí a rí lọ. Nítorí náà, ẹ́, a jọ máa ń jókòó ni ni won ígbà to sepe iṣẹ́ kan la ń ṣe tá ti e ń ṣiṣẹ́ papọ̀, àsùnwọ̀n kan náà la máa ń fi owó sí, a máa ń jókòó ni láti pín owó náà láàárín àwa méjèèjì. Ìyẹn láàárín èmi àti ọ̀rẹ́ mi tí a jọ ń ṣiṣẹ́

Rárá o, ọkùnrin ni mí, mi ò fẹ́ràn kí n máa, kí n máa pa ohun ọ̀ṣọ́ sára. Mi ò fẹ́ràn góòlù tàbí àwọn, àwọn bírísílẹ́ẹ̀tì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn tí mbá ti wọ aṣọ tí mo wọ fìlà tó bá yẹ fìlà, tó bá yọ fìlà, tí mo wọ ago tó bá yọ ago torí gbogbo ìgbà ko ló wù mí kí n máa lo ago. Ni àkókò tí mo wà yìí gan, mi ò ní ago ọwọ́ tí mò ń lò, ṣùgbọ́n ó ṣeéṣe kí n ra yẹn lọ́jọ́ iwájú. Nítorí náà, kò sí ohun ọ̀ṣọ́ ara kankan tí mo ní lẹ́yìn tí mbá ti wọ aṣọ àti bàtà tàbí tí aṣọ náà bá yọ fìlà tí n bá ti wọ, kò ju yẹn lọ. Ohun mìíràn ni-- aṣọ àmúlẹ́wọ́ tí a pè ní hankachiefù. Ìgbà mìíràn, gbogbo ìgbà ko ni mo máa n mú dànì tí n bá ń jáde, ṣùgbọ́n ìgbà kọ̀ọ̀kan mo máa n mú jáde. Lẹ́yìn èyí, kò tun sí nǹkan tí ẹ lè bá lára mi tó lè jẹ́ ohun tí mò ń lò láti bu ẹwà kún ara mi torí pé mo gbà bí Ọlọ́run ṣe dá mi. Ó ní ọ̀rọ̀ inú bíbélì sọ wípé tẹrutẹru àti tiyanu tiyanu ni a dá mi.

Iṣẹ́ mi ò, iṣẹ́ mi báyìí kò jọmọ́ ọjà títà. Iṣẹ́ tí mò ń ṣe ó níṣe pẹ̀lú ìdókòwò, ìdókòwò nínú, ẹ́, owó ọrọ̀ ajé àwọn orílẹ̀èdè. Ìyẹn nipeí ó níṣe pẹ̀lú bí owó orílẹ̀èdè kọọkan ní àgbáyé bó ṣe lówó ra tó, bó ṣe dára sí tàbí bó ṣe lọlẹ̀ sí. Ohun tí, ẹ́, iṣẹ́ mi dá lé lórí nìyẹn kì ń ṣe, kò níṣe pẹ̀lú ọjà tuntun. Àyàfi tó bá jẹ́ pé ó ní ọjà tí mo fẹ́ rà lórí ẹrọ kayelu jára tàbí o lẹ́ni tí mo fẹ́ bá ra ọjà tí kò dẹ́ tí ì jáde. Ẹ̀hẹn, irú eyun, mo lè, mo lè kàn sí irú ẹni bẹ́ẹ̀ tí n bá nílò irú ọjà bẹ́ẹ̀ láti jẹ́ kó mọ̀ wípé kó jẹ́ kí n mọ̀ tí wọ́n bá ti ní irú ọjà bẹ́ẹ̀ tí mo fẹ́ rà.

Mo ti máa ń ní lẹ́yìn wá, látẹ̀yìn wá tàbí nígbà kan rí, màá fọyín nígbà méjì lóòjọ́ tó dẹ̀ jẹ́ ohun tó dára. Ṣùgbọ́n fún àwọn àkókò kan torí àwọn ìréde kan, ìgbà kan ni mo máa ń fọyín báyìí. Ṣùgbọ́n kò tí ì sí ìgbà tí mi ò ní padà sí fi fọyín nígbà méjì lóòjọ́ torí pé mo mọ àǹfààní tí ó wà nínú ká máa fọyín nígbà méjì lóòjọ́. Mo mọ àǹfààní tí ó wà nínú ká má gbé ẹyín ìkàsì wọ ọjọ́ kejì. Torí pé mo ti ṣàkiyésí wípé ìgbàkígbà tí mo bá fọ ẹyín ní àárọ̀ kí n tó jẹun tí mo wá tó fọ ní alẹ́ lẹ́yìn ìgbà tí mo bá jẹun tán, eyín mi máa ń mọ́ kẹ́tẹ́kẹ́tẹ́, ó máa ń mọ́ fínfín lọ́jọ́ kejì. Ṣùgbọ́n ó láwọn ìdí kan tí mi ò fi ṣèyì mọ́ nígbà náà tí mo fi yí ìṣètò ìfọyín mi padà. Ṣùgbọ́n láìpẹ́ tàbí kí n sọ pé lọ́jọ́ iwájú díẹ̀ síi, mo ó padà sí í fọ ẹyín mi nígbà méjì lóòjọ́ torí pé ohun tó dára jọjọ ni.

En, data tí mo máa ń lò kì í ṣe data ọlọ́sọ̀ọ̀sẹ̀ mo máa ń lò. Mo máa, data tí mo máa ń lò, mo máa ń rà gẹ́gẹ́ bí data olóso òṣù ni. Ṣùgbọ́n wọn máa ń rí ìgbà mìíràn tó jẹ́ pé ó lè tán láàrín bóyá ọ̀sẹ̀ kan, ọ̀sẹ̀ méjì, ọ̀sẹ̀ mẹ́ta. Ó níí ṣe pẹ̀lú bí, bí mo bá ṣe lò ó sìí ṣe pọ̀ tó. Àti wípé ìgbà mìíràn, en, àwọn nẹ́tíwọ́ọ̀kì, àwọn ilé iṣẹ́ tó ń pèsè nẹ́tíwọ́ọ̀kì tí mò ń lò, wọ́n máa ń jẹ́ kí n mọ oyè data tí mo lò lọ́sọ̀ọ̀sẹ̀ tàbí tí mo lò lọ́sẹ̀ kan. Ṣùgbọ́n gbogbo ìgbà kọ ni mo máa ń wo eléyìí. Ṣùgbọ́n lọ́pọ̀lọ́pọ̀ ìgbà tàbí kí n sọ pé láàrín ọjọ́ mẹ́ta yìí, data tí mò ń lò ó yẹ kó máa gbẹ́nu lé, ó yẹ kó máa gbẹ́nu lé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta megabaiti sí, ee, gigabaiti kan ó lé tàbí jù bẹ́ẹ̀ lọ. Torí àwọn àǹfààní kan, àǹfààní iṣẹ́ kan tó ṣí sílẹ̀ tí mo n fi data ń ṣe ó pọ̀ ní àkókò tí mo wa yìí. Mo dẹ̀ mọ̀ wípé ìgbà tí àwọn iṣẹ́ náà tó máa ti máa mú èrè wá, wọ́n á mú èrè tó dára wá nítorí náà, eh, data tí mo lò ní àkókò yìí ó pọ̀ díẹ̀ ju data tí mo lò tẹ́lẹ̀ lọ, bó tiẹ́ jẹ́ pé data tí mo lò tẹ́lẹ̀ náà kò pọ̀ tó èyí tí mò ń lò ní bí ọdún kan sẹ́yìn nítorí pé ìgbà náà àwọn àǹfààní tó yọjú sí mi fún iṣẹ́ ó pọ̀ gan. Ṣùgbọ́n báyìí mo wá ṣe, eh, mo f-mo ṣa, mo wá ṣe, mo ṣa àwọn àǹfààní kan, kì í ṣe gbogbo àǹfààní tí mò ń rí báyìí ni mò ń mú lò. Mo ń ṣa àwọn tí mo mọ̀ pé ó ṣe gbóògì tó jẹ́ pé ó máa mú èrè gidi wá. Irú àwọn àǹfààní tí mo ṣàṣàyàn àǹfààní yìí ni mò ń lo, eh, data sí.

Mi ò kín fẹ́ kí yàrá mi gbóná, mo máa ń fẹ́ kí yàrá mi tutù níwọ̀nba. Kì í ṣe pé mo máa fẹ́ kí òtútù mú ní yàrá mi lára ṣùgbọ́n kó má gbóná ju kó kàn lè lọ fẹ́rẹ́fẹ́ ṣùgbọ́n kó tutù kí n wọlé tí ẹ oró bá mú mi láti ìta tí n bá wọlé kí ara mi balẹ̀. Mo fẹ́ irú ojú ọjọ́ tàbí ìgbóná jẹ́jẹ́ nínú yàrá tó jẹ́ pé kò ní fa oró mú mi ṣùgbọ́n tí yóò jẹ́ kí ara mi balẹ̀, tí yóò jẹ́ kí inú ilé kó kàn warm kékeré, kó má sì wí pé kó má dàbí ìgbà tí wọ́n da iná sínú ilé. Irú ìgbóná jẹ́jẹ́ yìí ni mo fẹ́, ni mo fẹ́ràn nínú yàrá mi.

Rárá o, ó ti pẹ́ tí mo ti lọ sí ilé oúnjẹ kẹ́yìn. Mi ò tilẹ̀ kí n lọ sílé oúnjẹ torí wípé mo fẹ́ràn kí ń máa soúnjẹ tí mo fẹ́ jẹ fún rara mi. Torí pé bí wọ́n ṣe kọ́ mi nìyí, wọ́n kọ́ mi láti mọ bí wọ́n ṣe ń so oúnjẹ. Àtigbà tí mo dẹ̀ ti gbóńjú tí mo ti dàgbà débi tí mo wà yìí, mi kì n lọ silé oúnjẹ lọ ra oúnjẹ tí n bá tìẹ lọ sílé oúnjẹ. Boyà, mo fẹ́ lọ wo, mo fẹ́ lọ ra oúnjẹ tí mo lè wá gbé sílé, tí mo lè wá jẹ nílé. Kì de ṣe pé mi ò lè jẹ irú oúnjẹ yìí nílé ṣùgbọ́n àwọn oúnjẹ kan wà tí ti mii tii, mii ki n, mii ti fi bẹ́ẹ̀ mọ bí wọ́n ṣe ń ṣe àti wípé ó jẹ oúnjẹ ó jẹ́ ọ̀nà tí wọn, ọ̀nà ọ̀tun ńi wọ́n fi ń soúnjẹ tí ó wù mí kí n mọ̀. Àti wípé ìgbà kọ̀ọ̀kan ó máa ń wù mí kí n kàn wo irú oúnjẹ wo ni wọ́n ń tà ní ilé àwọn oúnjẹ yìí tó jẹ́ irú oúnjẹ tí mo máa ń sè ṣùgbọ́n tó yàtọ̀ díẹ̀ ní ṣíṣe. Màá fẹ́ mọ bí adùn rẹ̀ ṣe rí. Ṣùgbọ́n ó ti pẹ́, ó ti ń tó ọdún mélòó kan báyìí tí mo ti dé ilé oúnjẹ mọ ṣùgbọ́n ilé oúnjẹ yìí kì í ṣe búkà o. Rárá, ilé oúnjẹ tí wọ́n ti ń ta bí àwọn adìẹ díndín, àwọn ehn, àwọn oúnjẹ tí wọ́n fi fíláwà ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Mo fẹ́ràn bí wọ́n ṣe ń ṣe, mo fẹ́ràn àjọ̀dún Kérésìmesì. Idi tí mo dẹ̀ fi fẹ́ràn rẹ̀ ni pé mo máa ń fẹ́ràn bí ojú ọjọ́ ṣe rí nígbà náà. Ojú ọjọ́ má ń, ojú ọjọ́ má ń fi hàn wípé ayẹyẹ kan ń ṣẹlẹ̀ tàbí ayẹyẹ kan fẹ́ ṣẹlẹ̀ káàkiri àgbáyé. Ó jẹ́ ojú ọjọ́, ó jẹ́ ojú ọjọ́ tó fanimọ́ra. Ó jẹ́ ojú ọjọ́ tí, tó má ń mú inú dídùn wá àti inú dídùn àti ẹ̀rín. Bẹ́ẹ̀ ni ó má ń mú wá. Èmi ò mọ̀ bóyá èyí máa ń ṣe àwọn ẹlòmíràn ṣùgbọ́n bí ojú ọjọ́ ṣe máa ń rí sí mi nìyí. Ojú ọjọ́ àjọ̀dún Kérésìmesì yìí ó dẹ̀ máa ń rí bí ojú ọjọ́, ọjọ́ ìsinmi ṣe máa ń rí lọ́dọ̀ mi. Torí pé èmi mọ̀ pé bí a ṣe máa ń rí nǹkan yàtọ̀. Ṣùgbọ́n ohun tí mo fi fẹ́ràn àjọ̀dún ọdún Kérésìmesì nìyí, ìyẹn ni pé àjọ̀dún ọdún ọjọ́ tàbí Jésù Kristi olúwa wa.

Mi ò rò pé nígbà tí mo lọ sí ìṣègùn ọdẹ rí, eh mo mọ̀ wípé àwọn tí wọ́n bá láti ìdílé ọdẹ tàbí àwọn ọlọ́dẹ, èmi mọ̀ pé irú nǹkan tí wọ́n a fẹ́ràn láti máa ṣe ní ẹlẹ́yìí, àwọn tí wọ́n fẹ́ràn kan máa dẹ́ igbo ọdẹ àti tí tí wọ́n fẹ́ràn kan máa ṣe àjọyọ̀ nígbà tí ẹn wọ́n ti ṣọdẹ lọ tí wọ́n dẹ̀ mú ẹran ẹran bọ̀. Ṣùgbọ́n èmi ò ní àǹfààní láti bá ọlọ́dẹ kankan rìn ẹn tàbí mọn ọlọ́dẹ kan bí kò ṣe àwọn tí wọ́n kàn máa ń pa ẹran wọn ẹran lóko ni, kì í ṣe pé wọ́n máa ń dẹ́ ẹgbẹ́ ọdẹ lọ. Ṣùgbọ́n wọ́n ní oko tí wọ́n fi, tí wọ́n gbin oríṣìíríṣìí ohun ọ̀gbìn sí. Ṣùgbọ́n tí wọ́n tún máa tẹ́ dẹ ọdẹ sílẹ̀ fún àwọn ẹranko tó bá wá sí inú oko wọn. Ṣùgbọ́n eh èmi ò tíì fi ìgbà kankan lọ sí ìṣègùn ọdẹ rí.

Mi ò kí ń jẹ oúnjẹ torí pé ó lẹ́rọ̀ fún ìlera, ṣùgbọ́n mo máa ń jẹ oúnjẹ torí pé jíjẹ oúnjẹ ó wà fún, ó dára fún ìdàgbàsókè ara mi. Bíbéli sọ pé a dá ina mi fún, a dá oúnjẹ fún inu mi ni. Nítorí náà, níwọ̀n ìgbà tí ó ti fún wa ní oríṣiríṣi oúnjẹ láti máa jẹ, àǹfààní yìí tàbí ìmọ̀ yìí ni mo, ni mo ní tí mo sì ń lò fún oúnjẹ tí mo bá ń jẹ. Èmi ò kí ń jẹun kó lè fún mi ní ìlera torí pé Kristi ti ohun ní ìlera mi. Àti wípé níwọ̀n ìgbà tí mo ti di ìkan pẹ̀lú Kristi, mo mọ̀ wípé tí mo bá ṣe ohun gbogbo tí ó tọ́ níwájú rẹ̀, n ò ní, mo, mi, mo máa wà ní ìlera pípé tí mo bá ń jẹun, mò ń jẹun torí pé oúnjẹ náà dára fún àgọ́ ara mi ni. Ṣùgbọ́n kì ń ṣe pé mò ń jẹun kó lè jẹ́ ẹ̀rọ̀ fún ìlera. Ṣùgbọ́n mo máa ń gbiyanjù láti jẹ oúnjẹ tí ó dára, tí ó ní èròjà tó péye fún ara mi.

Ní iwon gbà tí mi ò tí ì ní ọkọ̀, dé bi tí màá ti máa ra epo sí, mi ò ti kín ra epo báyìí ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tó ní ètò, tí n bá fẹ́ ra epo sí ọkọ̀ mi, mi ò ní dúró kí epo ọkọ̀ mi tán kí ọkọ̀ náà, kí àìlèpo ọkọ̀ náà kó má ba dá mi lágara tàbí kó má ba ṣe, kó má ba fa àkó dédé bá iṣẹ́ tí mo fẹ́ ṣe nítorí èyí tí mo fi ń gbé ọkọ̀ jáde. Ṣùgbọ́n màá ti fẹ́, màá ti máa fẹ́ láti ra epo náà sílẹ̀ tó bá je òun tòṣe ṣe ni kí epo náà tó tán, kí n lè da epo náà sínú ọkọ̀ nígbà tí epo náà bá ti tán. Iyẹn ni pé pẹ̀lú eléyìí, mi ò ní ní láti ṣe máa wá epo lọ sí ibi tí màá ti ra epo. Nígbà tí ọkọ̀ bá ti takú, màá ti ra epo, màá ti ra epo sílẹ̀ kí epo inú ọkọ̀ náà tó kú, kí iṣẹ́ tí mò ń fi ọkọ̀ náà ṣe tàbí iṣẹ́ tí mo fẹ́ ṣe, tí mo fi gbé ọkọ̀ náà sórí ọ̀nà sí ojú ọ̀nà kó lè ṣe àṣeyọrí àti kó lè jagere.

Èmi àti lílu etí, rárá o. Ọlọ́run májẹ̀ẹ́. Kò sí nǹkan tó lè mú mi lu etí mi. Ọkùnrin ni mí, mo dẹ̀ tún jẹ́ ọmọ lẹ́yìn Kristi. Nínú àlàkalẹ̀ bíbélì tí ó jẹ́ ọ̀pá kútẹ̀lẹ̀ fún ìgbe ayé mi, lílu etí kì í ṣe ohun tó dára. Ọlọ́run ti dá mi dára dára. Ọkùnrin lọ́lọ́run dá mi. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé àwọn obìnrin ló ń lu etí, bó tilẹ̀ jẹ́ wípé léèní a ti rí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tó n ti sọ lílu etí di àṣà wọn, ṣùgbọ́n èmi ò sí lára wọn tí ó gbàgbọ́ wípé ọkùnrin lè lu etí rárá. Mi ò ní láti lu etí kí n tó rẹwà. Mi ò ní láti lu etí kí n tó jẹ́ ọkùnrin tí ó lè di ìtẹ́wọ́gbà láwùjọ rárá. Bíbélì sọ wípé: tẹ̀rù tẹ̀rù àti ti àánú ti àánú ni a dá mi. A dá mi pé mo de mo mo mo ní ìfẹ́ síbí Ọlọ́run ṣe dá mi. Mo ní ìtẹ́lọ́rùn pẹ̀lú ìṣẹ̀dá mi. Mi ò ní láti lu etí kí n tó di ẹni ìtẹ́wọ́gbà ní àwùjọ. Nítorí náà, kò sí nǹkan tó lè sun mi dé lílu etí. Tọ́n bá sọ pé kí n fún àwọn ọkùnrin tó ń lu etí ní ìmọ̀ràn, ìmọ̀ràn tí màá gbà wọ́n ni wípé wọ́n ò ní láti lu etí ki won to ki won to kí wọ́n tó rẹwà. Bẹ́ẹ̀ ni, ẹni tí tọ́ń bá fi ara wọn sílẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe jẹ́ pẹ̀lú ìrònú tó péye pẹ̀lú àròjinlẹ̀, wọ́n á rí pé kò sí èrèdí tí ó yẹ kí wọ́n fi lu etí. Nítorí náà, mi ò dá ẹnikẹ́ni lẹ́jọ́ o. Ṣùgbọ́n mòkàn sọ ni pé, tí a bá wọ̀ dáadáa kì í ṣe ohun tó tọ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Paápaa àwọn ọkùnrin ni mò ń sọ o, tí wọ́n ń lu etí léèní. Ṣùgbọ́n èmi ò sí lára wọn. Kò dẹ̀ sí nǹkan tó máa mú mi lu etí.

Kò sí ìgbà tí mi ò lè fọ aṣọ. Ìgbà tí mo bá mọ̀ wípé ó to àkókò fún mi láti fọ àwọn aṣọ kọ̀ọ̀kan, mo máa ń fọ wọn. Mi n dúó dè gbá ti gbogbo aṣọ mi bá dọ̀tí kí n tó fọ. Ó lè yẹ pé ìgbà mìíràn tí iṣẹ́ bá kún mi lápá, kí n tó bá yẹ kí n fọ aṣọ ní ọjọ́ kan, mo lè fọ ní ẹ̀, ọjọ́ mìíràn torí iṣẹ́ tó gbó mi mu tí ò lè jẹ́ kí n fọ lọ́jọ́ yẹn. Ṣùgbọ́n kò sí ìgbà tí mi ò lè pinnu láti fọ asọ́ tí mo fẹ́ fọ torí pé mo ti máa ń ní àlàkalẹ̀ pé ìgbà báyiì tàbí ọjọ́ báyiì ni máa fọ aṣọ láìṣe wípé ó dí ohun mìíràn tàbí iṣẹ́ tí mo fẹ́ ṣe lọ́wọ́.

Kò sí aṣọ tí mi ò lè wọ̀ ní ibi iṣẹ́ mi torí wípé èmi l'ọga iṣẹ́ ara mi, iṣẹ́ aládani ni. Èmi dẹ̀ lọ̀gá Èmi ni ọ̀gá ara mi. Kò sí aṣọ tí mi ò lè wọ̀. Ó jẹ́ aṣọ àkayò orí o, kò jẹ́ aṣọ àkayò orí o. Kò sí èyí tí mi ò lè wọ̀. Ẹ̀yí, ẹ́, ominira yìí ni mo rí tàbí ló jẹ́ àǹfààní fún mi torí pé mò ń ṣe iṣẹ́ ara mi. Torí pé kò sí ẹni tí ó ń fún mi lófìn láti wọ aṣọ kan tàbí láti má wọ aṣọ kan. Iyaní pé aṣọ tó bá wù mí ni mo lè wọ̀ tí mobá fẹ́ ṣe iṣẹ́ lórí fóònù mi torí pé bí mó ṣe sọ lẹ́ẹ̀kan rí wípé fóònù mi ni ọ́fíìsì mi, òun dè ni ohun èlò iṣẹ́ mi. Nítorínà aṣọ tó bá wù mí ni mo lè wọ̀. Ó lè jẹ́ àkayò orí o, ó dè lè jẹ́ aṣọ mìíràn. Ṣùgbọ́n kò sí aṣọ tí mi ò lè wọ̀ ní, ẹ́, sí ibi iṣẹ́ mi. Àyàfi aṣọ tó bá jẹ̀ pé mò ń lọ-- tó pé mo fẹ́ lọ ṣìṣẹ́ mi ní, ẹ́, agbègbè mìíràn tí kì í ṣe inú ilé mi, mo lè wọ aṣọ. Ṣùgbọ́n aṣọ tí màá wọ̀, mo máa rí pé ó máa jẹ́ aṣọ tó bójú mu.

Ti mo bá ń sín mo máa ń fẹ́ràn láti fi ọwọ́ bo imú mi. Ni ìgbà tí mo bá dẹ̀ sí tàn mo máa ń fẹ́ràn láti lọ fọ ọwọ́ mi. Mì ì fẹ́, mì ì fẹ́ kí n fi ọwọ́ tó ti ba imú mi nígbà tí mo bá ń sín, kí n fi kan ohun kan kan láì tí ì fọ torí pé mọ̀ pé kì í ṣe ohun tó dára, kì í ṣe ohun tó bá, ìlànà ìlera tàbí ìmọ́tótó mu. Nítorí náà ìgbàkígbà tí mo bá ń sín mo má ń, mo má ń gbìyànjú láti fọ ọwọ́ bo imú mi kí ohun tó jáde ní imú mi kó má ba fọ́n ká sí ara ohun mìíràn tàbí ara ohun tó wà láyé ká mi nígbà tí mo bá ń sín. Àti wípé tí mo bá ti sín tàn mo máa ń fẹ́ láti lọ ṣàn ọwọ́ mi tàbí kí n fi ọṣẹ sí i kí ó lè mọ, kí, torí lẹ́yìn ìgbà náà mo lè fẹ́ fi ọwọ́ kan àwọn nǹkan kan. Mi ò ní fẹ́ kí ọwọ́ tí mo ti sin sí i kó lọ bá ohun mìíràn láì tí ì fọ. Nítorí náà ohun tí mo máa ń ṣe nìyí, àkọ́kọ́ màá fọ ọwọ́ bo imú mi tí mo bá ń sín. Èkejì lẹ́yìn ìgbà tí mo bá sín tàn màá lọ fọ ọwọ́ mi kí ohunkóhun tó jáde ní imú mi kí n má ba fi bá ohun mìíràn. Mo mọ̀ wípé mi ò ní àìsàn kankan lára ṣùgbọ́n ìlànà ìmọ́tótó ni láti fọ ọwọ́ mi lẹ́yìn ìgbà tí mo bá sín tàn àti láti fọ ọwọ́ bo imú mi tí mo bá ń sín.